Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni ti ọdún kérésì. Èyí tí a má ń ṣe ní ọdún oṣù méjìlá nínú ọdún. Ó má ń dùn lọ́pọ̀lọpọ̀ torí wípé gbogbo àwọn olólùfẹ́ wa ajọ ń péjọpọ̀ tí a jókòó, tí à ṣe pẹ̀lú àwọn ẹbí wa, a dàna, a ṣe gbogbo rẹ̀, a ó sì jẹun. A mú ọtí ẹlẹ́rìndòdò síi.

Tábìlì iṣẹ́ mi ó dán mọ́ra mọ́ra, ó sì rẹwà púpọ̀. Ní aláwọ̀ ìyèpẹ̀ ni wọ́n fi ṣe. Ó sì ń dín dín dín, àfi bí ìgbà tí n bá fi òróró ra ní orí, a ma ma dán nígbà kúgbà. Mo sì to àwọn ìwé kan sí apá ibi kan. Mo mú bírò mi.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé ó dára ní àyíká agbègbè tí mo wà.

Mo máa ń wò ní àsìkò láti lè rí bí mo bá ní ìránṣẹ́ kankan níbi bẹ̀ láti lè dáhùnsí ìránṣẹ́ tí wọ́n bá fi ránṣẹ́ sí mi kí ń ba lè gbọ́ èsì òun ní kété kété láti lè mọ ohun tí wọ́n ń sọ àbí ohun tí ó ń lọ.

Àsálẹ́ mo má fi ṣètò ohun tí mo ní ń ṣe ní ọjọ́ kejì. Òwúrọ̀ ọjọ́ kejì mo ó ṣe ètò rẹ̀ sílẹ̀. Mo á dẹ̀ sùn ní àṣálẹ́ torí ara ń fẹ̀ sí mi. Mi ó sùn, ma gbé, ma gbéra sílẹ̀, ma sùn, ma sùn. Ọ̀kọ̀ọ̀kan la ó jí o.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ètò ìpè fídíò ní gbogbo ìgbà tí n bá ráyè mo máa ń ṣe torí pé mo ní ẹ̀gbọ́n tí kò sí ní àyíká. Gbogbo ìgbà a sì pè mí láti gbọ́ láti ọ̀dọ̀ mi. A pè mí ní ìpè fídíò èmi àti rẹ̀ a dẹ̀ ma máa sọ̀rọ̀ ní ìpè fídíò. Tí a bá dẹ̀ ti sọ̀rọ̀ a béèrè máa rí gbogbo ǹkan tí ó lọ ní agbègbè rẹ̀ òun náà sì rí ohun tí ó lọ ní agbègbè mi. Má sì ṣàlàyé bí gbogbo rẹ̀ ṣe ń lọ a sì ń rí i fúnra rẹ̀ kì í ṣe wípé lé tí màá ma fi àfẹ́nusọ tí ò ní rí ohun tí mò ń sọ. Òhun ni mo torí fẹ́ràn ìpè fídíò láti lè jẹ́ kó rí bí gbogbo rẹ̀ ṣe rí gẹrẹ́gẹrẹ́ wípé kò sí nǹkan tí à ń fi bò gbogbo wa. A fi ọkàn kan fi ń bá ara wa lò kó bá lè rí i pé à èmi ò kí ń ṣe ọmọ onírìnkùnrin mi ò sì ń ṣe ọmọ tí óní rin ìbàjẹ́ ní ọwọ́.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìtẹríba, ìfọkàntọ́, èyàn tí ó ń ba tó ń ṣiṣẹ́ déédé, èyàn tí kì í ṣe ọ̀sáǹsá ilé iṣẹ́, èyàn tí kò ní mú nǹkan mi tí òní jẹ́ wipé ó n déédé máa jalè mi lẹ́yìn, èyàn tí ó máa nífẹ̀ẹ́ iṣẹ́ mi bí iṣẹ́ ti ara rẹ̀, èyàn tí ó máa wá síbi iṣẹ́ lóòrèkóòrè, èyàn tí ó máa bá mi fọwọ́sowọ́pọ̀ tí àjọgbé iṣẹ́ náà ga lárugẹ.

À, fìlà. Mí fi bẹ́ẹ̀ gbá tara tara ti fìlà lọ títí, ṣùgbọ́n ẹ̀kọọkan tí òde bá gbà mí láyé àti wọ̀, mo máa ń wọ̀ lọ sí òde. Iyẹn òde tí ó bá jẹ́ kí n wọ̀ lọ ni o. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń dé fìlà torí pé èmi kì í ṣe ẹni tí ó fẹ́ràn fìlà lọ títí. Ṣùgbọ́n òde tí ó bá lílò fún mi àti dé fìlà, mo máa ń wọ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà.

Bẹ́ẹ̀ni, Eledùmarè sì ń ràn mí lọ́wọ́ lórí rẹ̀. Mo máa ń, mo máa ń mójútó tìtara mi, Olódùmarè ń ràn mí lọ́wọ́ lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni o, ẹ̀kọ̀kan tí n bá ti ń sáré lọ síbi iṣẹ́, ìgbà mìíràn mi ò kí ń ráyè rárá à ti dúró jẹun. Ibi tí oúnjẹ bá bá mi dé ni mo ti ń jẹ́ torí mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀ gan ni.

Bẹ́ẹ̀ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan móò máa ń mu, láti lè mú mi dúró dáadáa ṣiṣẹ́ mi kárakára, torí wípé tí n báà ti dé b'íṣẹ́, tí n báà ti lè mu, màá ráyè àti ṣiṣẹ́ mi kárakára fún ọjọ́ náà, gbogbo rẹ̀ẹ̀ a máa lọ mísẹ́, mísẹ́, mísẹ́, pàápàá jùlọ mo fẹ́ràn rẹ̀ tí ó bá lọ́woọ́rọ́wọ́.

Ìgbà tí mo fẹ́ràn láti máa ṣe ìmọ́tótó ilé mi ni ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Tó bá ti di ìparí ọ̀sẹ̀, mo máa ráyè gan torí pé mi ò kí ń lọ sí ibi iṣẹ́ nígbà náà. Máa ráyè máa mójútó gbogbo ohun tí ó wà nínú ilé mi, mà á sì ṣe ìmọ́tótó rẹ̀. Gbogbo ẹ á sì máa dándán bí i gbà tí a bá sẹ̀sẹ̀ ra gbogbo ẹ̀ ní títun.

Tí n bá ti lè rí ìṣòro kankan, ohun tí ó jọ ìṣòro kankan nídi iṣẹ́, mo máa kọ́kọ́ wá ìjókòó àga tí màá kọ́kọ́ jókòó síná. Tí n bá ti lè jókòó sí àga náà, màá wá gbé ẹ̀yìn mi, màá fi ti àga, màá jẹ́ kí ọkàn mi kí ó kọ́kọ́ balẹ̀, màá mú mí síi. Tí ọkàn mi bá ti lè balẹ̀, màá wá rò ọ̀nà tí mo lè gbé gbà ní àsìkò náà tí ó ní fi pa mí lára mọ́, tí ó dẹ̀ ní fi pa àwọn ìyókù mi níbi iṣẹ́. Ǹkọ̀ tí màá ṣe, tí ó ní fi lè pa ilé iṣẹ́ náà lára, torí ilé iṣẹ́ ṣe pàtàkì. Tí ohunkóhun bá ti lè ṣe lé ilé iṣẹ́, ọ̀nà àtijẹ náà ni rún. Ohun tí ó ní pa ilé iṣẹ́ lára, tí ó ní pa mí lára, òun ni màá kọ́kọ́ rò ní àsìkò náà tí mo ṣe lè kojú kò ní. Èmi ò dè ní àsìkò náà, mo máa ṣọ́ ẹnu mi. Ìdí ni wípé kí n má ba ṣe ọ̀rọ̀ sọ sí ẹnikẹ́ni.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe mi ni ẹkọ́ èdè Gẹ̀ẹ́sì. Mo nífẹẹ rẹ lọ́pọ̀lọpọ̀ nítorí ìdí wípé èmi tún ń kọ́ èdè mìíràn mọ́ èdè tí mo mọ̀, mọ́ èdè abínibí tèmi. Èdè yẹn sì jẹ́ èdè tó jẹ́ wipé àwọn aláwọ̀ funfun mọ̀ ń sọ lọ́pọ̀lọpọ̀. Èmi náà sì fẹ́ràn láti máa fetí sí i láti lè máa sọ. Èyí tí mo fẹ́ràn jù nígbà èwe mi gidi gan ni.

Àǹtíkè mi ń bẹ níbẹ̀, dígí mi ò ń bẹ níbẹ̀, akun ṣẹ́tẹ̀ mi ń bẹ níbẹ̀, owó mi ò ń bẹ níbẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò máa ń bẹ níbẹ̀, kíni, àmì Ìdánimọ̀ mi ò ń bẹ níbi bẹ̀. Gbogbo rẹ̀ mo máa ń fi sínú ibẹ̀ torí a mọ ibi tí a ń lọ. Ìgbà mìíràn a lè dé bí i kan tó jẹ́ wipé a ti ṣe ise àṣekára jù tí ojú wa ó sì ní láti le dán láti lọ sí ibòmíràn. Moo mú àntikè mi, màá kún sójú ìdí nì yii tí mo máa n fi fi àǹtíkè sínú àpò owó mi, màá fi àǹtíkè mi síbi bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún n bá ń fẹ́ pé ẹnikẹ́ni mo sì máa ń fi owó síbi bẹ̀. Amọ bi tí a fẹ́ yà sí, a lè nílò nipé ká sáré dé bí i kan bóyá láti ibi iṣẹ́ wọ́n pè wa wípé ká lọ síbi kan, màá balẹ̀ rí ǹkan lò lásìkò náà. Mo torí máa ń fi síbi ibẹ̀

Ìgbà tí mo lọ sí ibi iṣẹ́ gbẹ̀yin ni mo kẹ́yìn àti lọ sí ibi oúnjẹ. Ìdí ènìyí ni pé ọjọ́ náà mi ò ráyè àti dáná. Oúnjẹ kéékèè wọn bá oúnjẹ tí mo gbé dání lọ sí ilé iṣẹ́, òhun ni mo jẹ. Ibí sì wá ń pa mí, kò yó mi dáradára. Bí ẹ̀dẹ̀ mo bá ṣe sọ́, mo fẹ́ran oúnjẹ gidi gan. Mo wá gbọ̀nà ilé oúnjẹ lọ láti lè mú ikù mi láradá pẹ́kí pẹ́kí. Wọn sì gbọ̀nà. Mo rán oúnjẹ tó tẹ́ mi lọ́rùn. Mo ra dòdò, mo ra ẹ̀wà, mo sì ra ìrẹsì sí àti aláta súẹ́súẹ́. Ó sì dùn lọ́pọ̀lọpọ̀. Mi ò mọ̀ pé ìyà rí sí mu oúnjẹ ń sè tó bẹ́ẹrẹ. Ọjọ́ náà tí mo mọ̀ pé mo rán oúnjẹ nìyẹn. Àti ìgbà yẹn o, èmi náà délé. Mo dáná mi dáradára. Mo sì máa, mo sì máa rí i dájú wípé mo se oúnjẹ tó kúnkúnlà mi láti lè máa ma fi owó rán oúnjẹ mọ níta.

Idojúkọ tí mo rí n bẹ́ẹ̀ ni wípé a tì tètè dé ibi ise, torí ibi iṣẹ́ mi ó jìnnà síbi tí ilé mi wà. Ki n tó lè dé ibi iṣẹ́ ó máa ń pẹ́ torí bẹ́ẹ̀ emi ti máa ń jí ní òwúrọ̀, ní ojúmọ́ mo kí ilẹ̀ tó mo, mo ti máa ń jí ki n tí bẹ̀rẹ̀ sí ń gbéra kí ń bá lè tètè dé ilé iṣẹ́ náà. Ó sì bi n ba dẹ̀ tùn dé ilé iṣẹ́ náà, ó ní ọmọbìnrin kan, òun ni ìyàwó ọ̀gá. Ni gbogbo ìgbà ọ̀gá ò sì fẹ́. Ìdí è ní wípé tó bá ti rí gbogbo ìgbà tí ọ̀gá wa bá ti ń fún mi ní ǹkan, inú máa ń bí i.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ olọgbọ́n sínú ilé mi torí pé ìgbà tí n bá wà ní ìparí ọ̀sẹ̀, tí bá wà n lé ní ìparí ọ̀sẹ̀, mo máa ń nílò rẹ̀ láti lè gbọ́ ohun tí ó ń lọ ní àgbáyé, láti lè rí ohun tí àwọn tí ó wà nílùú òdìkejì tí wọ́n ń ṣe, láti lè rí gbogbo ohun dáradára tí ó ń lọ ní àgbáyé. Màá sì bá dẹ̀ ní orin tuntun tí mo gbọ́ tí mo fẹ́ fi sí ara mi gbọ́ dáradára kí fẹ́ fi mìlìkì ara mi nínú ilé, mò n gbé sínú ẹ̀rọ ọlọgbọ́n náà láti lè fi ṣe fàájì ara mi nígbà ìparí ọ̀sẹ̀ náà.

Mo fi kan si ago mẹ́rin òwúrọ̀ láti lè tètè mú mi jí ní àkókò láti lè se oúnjẹ, ṣètò gbogbo oun tí mo fẹ́ ṣètò tí mo nílò láti kó lọ sí ibi iṣẹ́ náà ní òwúrọ̀ ọjọ́ náà. Mo o sì ṣètò gbogbo ǹkan mi rẹ́gí ní àkókò náà. Mọọ jẹun kó tó wá di ago márùn-ún, màá ti mú, màá ti mọ̀ pé mo ti múra tán, mo ti gbé ohun èlò tí mo nílò, mo ti gbe, mo ti gbọ̀ná ibi iṣẹ́ torí wípé ilé iṣẹ́ mi ó jìnnà sí ilé tí mò ń gbé.

Batiri fóònù mi ó máa ń dúró gan an o, ó sì dára. Àṣẹ márùn-ún ni ó máa ń lò, márùn-ún ni bátìrì náà ó bá wá. Tí n bá dẹ́ ti lè fi síná ní òwúrọ̀ báyìí, tí ó bá ti lè mu tí gbogbo rẹ̀ bá ti kún. Bẹ́ kí, ó máa ń lo ọjọ́ méjì. Í pé mi ò tẹ̀ẹ́ tára tára, á lo ọjọ́ méjì. Tí n bá wá tẹ̀ẹ́ tára tára, ọjọ́ kan wọ òwúrọ̀ ọjọ́ kejì ló máa tó ń kú.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Nídi eyìí, tí bá rí ẹni tí mo fẹ́ ṣe ohun fún ní àkókò náà, mo máa ń tẹpà mọ́ ọ kí n ba lè tètè ṣe kí ó kúrò ní sàkání mi ní àkókò náà, kí ń má mi fẹ́ràn, kí ń máa fa ṣẹ́ sẹ́yìn àbí kí ń máa fi ṣẹ́ wọ alẹ̀ kankan rárá.

Ẹkankan ni ọ. Ẹkankan kì ń sábà fọ́ mi. Ẹkankan tí bá ti rí ìdojúkọ kankan níbi iṣẹ́, ìgbà náà ni mo sì lè máa sọ pé, “Ẹ fọ́ rí. Orí ń fẹ́ máa fọ́ mi.” Ṣùgbọ́n èmi máa ń jókòó, màá fi ara mi lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ. Màá fi ẹ̀yìn ti àga tí ń bá jókòó sí i lákòókò náà. Tí bá ti fọ́ ara mi lọ́kàn balẹ̀, mo ń mú omi tí ó pọ̀ gidi lákòókò náà torí mi ò fẹ́ràn kí n máa ń lo òògùn òyìnbó ní gbogbo ìgbà. Mo ma ń fi ara mi ní ọ̀kan balẹ̀ láti lè jẹ́ kí ọpọlọ mi kí ó balẹ̀ dáradára láti lè ṣe nǹkan imiràn.

Tí n bá dúró dè nǹkan, mo máa ń ní sùúrù gan torí sùúrù ni ń ṣòkòtá jiná. Mo máa n ní Mo ma ń rí i pé ọkàn mi balẹ̀. Mi ò jẹ́ oní wàhálà ní àsìkò náà. Mi jẹ ẹni tí ó máa ma kán ọkàn sókè ní gbogbo ìgbà torí pé tí ọkàn ẹni bá balẹ̀, ó máa ma gbó ǹkan dáradára, ó sì máa ma rí ero tí ó da ní ọkàn lákòókò náà. Mo ma ń rí i pé mo jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀ dáradára. Màá sì fi àsìkò náà máa fi wá ǹkan mi ń ṣe ní orí afẹ́fẹ́.

Ètò ìdárayá mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ gan ni nítorí pé mo máa ń wà pẹ̀lú àyànfẹ́ mi ní àsìkò náà. A jọ ṣeré ìdárayá, a gbé orin si, a gbọ́ orin, orin tó dùn, a gbọ́ orin. Mà á jó, mà á jó ti gbogbo ara ti gbogbo ara. Mò ń jó o. Tí n bá jó wọ́n máa ń pè mí ní kòkòrò píún píún lásìkò náà torí mo fẹ́ràn ijó gan. Tí n bá ti jó, màá wá jẹun gidi, màá bu omi sára. Ìgbà tí bá ti wọ̀lú balùwẹ̀, màá bu omi sára, omi náà máa tutù, màá wá ṣẹ̀ṣẹ̀ wá fi orun si, màá sùn fàlàlà fàlàlà.

Mi ò tí ì ní ọkọ ní àsìkò yìí bọ́, mo ní àfẹ́sọ́nà, mo ní àfẹ́sọ́nà tí mo ní tí aìjọ wa tí aìsí ń fẹ́ra wa sí ọ̀nà a ti kò tí ì gbẹ́ mi láyà. Ṣùgbọ́n à ń múra ìgbéyàwó wa lọ́wọ́lọ́wọ́, a sì tún ń ṣe gbogbo ohun tí ó jẹ́ ká ṣe, a ti ń ra àwọn ohun èlò tó jẹ́ ká rà láti lè fi sanwó orí mi, ó ti ń ra gbogbo è àti ohun tí ajọ nrà láti lè fi ṣe ìgbéyàwó wa kó bá lè lárinrin gidi gan.

Oṣù tó kọjá ni mo gun ọkọ̀ akẹ́rù. Ìdí tí mo dẹ̀ fi gùn ni wípé ìlú òdì kejì ni àfẹ́sọ́nà mi wà. Ìgbà yẹn náà mọ́ wà sí ró wìpe á, òun ni o wa máa ń kí mi ní gbogbo ìgbà. Kó má sì dàbí ẹ ní wípé èmi ò tíì má n mio ń fi gbogbo taratara lọ́ ń kí torí iṣẹ́ ní gbogbo ìgbà ni mo sì gbéra o. Mo ra, mo ra àwọn nǹkan, mo ra àpò fún un, mo sì ra aṣọ tó rẹwà tó ní olódodo pupa mo ra fún un, mo sì fi sì ra ṣòkòtò tó ní àwọ̀ funfun elérú mo ra fún un, mo sì gbé bàtà àwọ̀ tẹlẹ mo ra fún un, èyí tí ẹyin rẹ̀ máa ń ṣí tí kò kín máa ní ẹ̀yìn ṣùgbọ́n tó máa ń ní iwájú alábọ̀ ara mo ra fún un. Mo ra ohun mèremère, mo sì dáná tó rẹwà, mo gúná tó funfun lẹ́lẹ́ tó fẹ́lẹ́ gidi àti ẹ̀gúsí ọlọ́bẹ èdè pẹ̀lú pọ̀nmọ́ tó ká tí ẹ̀gúsí ti sá wọnú ẹ̀ tí òri óńa àbáyọ jáde níbi ibẹ̀, òun ni mo ra fún un.

Mo máa ń ṣerun mi ní ọ̀sẹ̀-ọ̀sẹ̀ torí ìgbà náà ni ayé máa ń gbà mí láti lè ṣe irun ti mo fẹ́ràn jù lọ. Tí mbá ti dé ibibẹ̀ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní ọjọ́ ìgbà ọ̀sẹ̀ tí mbá ti dé ibibẹ̀, màá sọ fún onídìrí mi kó bá mi di ìpàkọ́ ẹlẹ́dẹ̀ tàbí kọjúsọ́kọ. Kọjúsọ́kọ náà mo máa ń ṣe nígbà tí àfẹ́sọ́nà mi bá wà ní àyíká ní agbègbè nígbà náà. Mo máa ń fẹ́ràn kí n ṣe kọjú sí ọkọ. Ó ní ara tí mo máa ń fẹ́ràn láti ṣe ní àkókò náà torí wípé a ti múra àti ṣègbéyàwó wa. Mo dẹ̀ di dandan láti máa máa kọjú sí i ní òrékóòrè torí mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà mọ́ mi lọ́wọ́ ní àkókò yìí.

Ní ilẹ̀ wa kò sí ìgbà, ìgbà tó bá wù wá ni a máa ń rí, ìgbà tó bá wù wá ni ọjà tuntun tó rẹwà máa ń jáde. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ní oṣù tó kẹ́yìn ọdún àti ìbẹ̀rẹ̀ ọdún, ẹhe nǹkan oríṣiríṣi máa ń wà ní ọjà tí nǹkan tó yẹ pé o máa rí, inú rẹ máa dùn tí o máa fẹ́ràn gidi, o máa jáde sọ́jà nígbà oṣù ọdún, oṣù tó kẹ́yìn ọdún. Àwọn ènìyàn máa ń wá sọ́jà wá rí ohun tó mèrè mèrè, ohun tuntun tí o ò rí rí, ìgbà náà ni.

Mo máa ń korun mi lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà torí ìyá Adigun tí ó mọ̀ ọ́n kó dáradára, ọwọ́ rẹ̀ mú ń dùn mí. Mi wà á sábà ń sọ pé kó máa bá mi máa korun ní gbogbo ìgbà. Ìdí èyí ni mo fi máa ń fẹ́ràn kí n máa di irun mi lẹ́ẹ̀kọ̀kan, kí n máa korun lẹ́ẹ̀kọ̀kan, kí n máa di irun mi ní gbogbo ìgbà torí mi ò fẹ́ ohun tí màá kó, tirun yẹn á dùn mí tí màá dẹ̀ máa lọ sí ibi iṣẹ́. Torí tí bá fi irun tó ń dùn ni tó lè máa fúnni lórí gbogbo ìgbà lọ ibi iṣẹ́, kò rẹwà púpọ̀, kò sì dáa fún iṣẹ́ mi. Ó sì máa ma fẹ́ máa da ọkàn mi láàmú. Ìdí èyí ni mi ò sábà ń korun mi ní gbogbo. Ṣùgbọ́n o mo fẹ́ran irun kíkó o Ìyẹn tí n bá rí ẹni tí ọwọ́ rẹ̀ ò ní dùn mí.

Rárá o, èmi ò ní àwòrán lára o. Ṣùgbọ́n mo fẹ́ràn àwòrán lára. Ṣùgbọ́n ìyá mi kò fẹ́ràn rẹ̀. Tó bá ti rí ẹni tí ó ya àwòrán lára, a ní ọmọ burúkú ni, a ní pé ilé tó ti jáde kò dára. Idí èyí ni èmi fi sá fún un. Ó dẹ̀ ti kìlọ̀ fún mi. Ìgbà tí mo wà n kékeré tí mò ń dàgbà, ó sọ fún mi wípé mi ò gbọdọ̀ ya àwòrán sí ara. Ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀. Mi wà mó o, ìgbà tí ọ̀làjú ti dé báàyí tí àwọn ènìyàn ń ya sí ara, tí òun náà máa sọ pé a, wìpẹ́ eh èyí yìí ó ya tirẹ̀ dáadáa. Ìbẹ̀ lẹ̀mi ti wà ri wipé, tí ènìyàn bá bá ẹni tí ò mọ̀ ń yà, wọ́n á yàyàkuyà sí ara ènìyàn. Idí èyí t'èmi wà fi sọ pé a!, kí èmi náà máa kukú yà o. Torí wipé èmi ò fẹ́ èyí tí wọ́n á yàyàkuyà sí ara mi tí ò ní bójú pé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti lè mọ̀ wípé à ń rí ìdánilójú pé à ń bèrè àwọn oníbàárà wa dáadáa. A dẹ̀ fi etí sílẹ̀ so ohunkóhun tí wọ́n bá nílò láti sọ fún wa. Torí pé tí n bá ń pa àwọn oníbàárà mi tuntun dáradára, wọ́n á fi lè mọ̀ pé ilé iṣẹ́ wa ó dára, ó sì fẹ́ran àwọn ènìyàn, ó sì fẹ́ran àwọn oníbàárà rẹ̀. Torí tí n bá ń pè wọ́n dáradára, wọ́n á lè sọ ẹ̀dù ọkàn wọn fún mi, mà á sì lè mọ ibi tí a ní láti ṣe àtúnṣe sí ní ilé iṣẹ́ wa. Fún ìdàgbàsókè ilé iṣẹ́ wa ni a torí ń ṣe èyí.

Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀kan ọ̀gá ilé iṣẹ́ wa máa ń sọ fún wa wípé kí a kọ ìròyìn ibi iṣẹ́ bí ó bá ṣe lọ lákòkò náà kí òun ba lè mọ ohun tí òun fẹ́ ṣe sí ilé iṣẹ́ náà, kí òun dè mọ ìgbésẹ̀ tí òun fẹ́ gbé láti lè jẹ́ kí ilé iṣẹ́ lè ní ìdàgbàsókè gidi.

Àkọ́kọ́ nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń fi ọkàn bá le ń kọ́ ohun tuntun. Mo ma ń wo ohun tuntun tó tún lọ tí mo lè kọ́ mọ́ ohun tí èyí tí mo mọ̀ tẹ́lẹ̀, láti lè tún fi gbéra mi sókè si, láti lè tún fi jẹ́ kí n tó jẹ́ ènìyàn tó tún mọ̀ ní ọgbọ́n si. Mo ma ń kọ́ ohun tuntun hun. Ohun tuntun tí bá ti rí lórí ìlà, mo ma ń fọkàn bá a le ń fi tara tara láti kọ́, láti lè máa mọ̀ torí pé mi òún fẹ́ kí n fi àkókò kankan fi ṣoṣo òfu rárá. Tí bá se rí ńkan tuntun, mà á kọ ní lílò torí pé ó ma mo mọ̀ pé, mo mọ̀ dájú wípé ó ma jẹ́ ànfàní fún mi sí.

Tí nbá ti bèèrè oníbàárà mi, tí bá ti kí wọn, màá bá wọn sọ̀rọ̀ máa nípe a báwo ni gbogbo ǹkan. Màá kí wọn, “Èku òwúrọ̀ o. Ṣé gbogbo rẹ dára? Ṣé ẹ bínú wípé mo ń pè yìn?” Torí ìyẹ́n ṣe pàtàkì. Ẹlòmíràn tí o bá pè, ó lè jẹ́ àsìkò tó jẹ pó ń ṣe ǹkan lọ́wọ́. Ó lè mọ bí inú wípé o pè ọ́hun. Ṣùgbọ́n àsìkò yẹn tí bá ti bèèrè, tó bá ti sọ fún mi pé òun ò bínú, eh, àsìkò yẹn náà, èmi náà a máa ki lọ. Bí bá ti ki, màá bẹ̀ẹ̀rẹ̀. “Ṣé ǹkan tí a ṣe fún un yín, ṣé ilé iṣẹ́ wa, ọjà tí ẹ bá wa rà, ṣe kò yọnu? Ṣé ẹ fẹ́ràn rẹ̀? Ṣé ẹ dá lọ́pọ̀lọpọ̀?” Máa sọ pé àwọn fẹ́ràn rẹ̀ ó dá lọ́pọ̀lọpọ̀. Inú àwa náà á dùn. Tó bá dé ní ohunkóhun náà tí wọ́n ní láti lè fún wa, fi ránṣẹ́ fún wọn wípé nǹkan bí elébi eléyi ló ṣẹlẹ̀ nígbà tí mò ń lo nǹkan bí elébi eléyi. Àwa náà máa kọ́ sílẹ̀ láti lè jẹ́ kí ọ̀gá mi mọ̀.

Mo máa ń jẹ́ kó gbóná ní ẹ̀ẹ̀kan lọ́jọ́ ọjọ́ kan. Kí bá dẹ̀ ti gbóná ní ọjọ́ kan, ó lè tó ọ̀sán ọjọ́ kejì kí ó tó lè gbà pe o tuu gbóná. Torí pé mo máa ń lo lọ́pọ̀lọpọ̀ láti fi pe àwọn oníbàárà wa.

À bẹ́ẹ̀ni o, ọ̀ mí ma ń ṣiṣẹ́ ju wákàtì lọ, gàgà bí ti bà tí ẹ ṣiṣẹ́ ju wákàtì lọ nígbà míràn, mó ma ń ṣiṣẹ́ ju wákàtì lọ nítorí ìgbẹ́ mi, ohun ìṣe ma ń gbomimu, ma ń gbomimu ju lọ́pọ̀lọ́pọ̀ tó jẹ́ pé èmi gọ̀ọ̀ní le rí tí ara mi rò, iṣẹ́ ni màá téjúmọ́ gbogbo rẹ̀ láti lè rí dájú wípé mó ṣé.

Mo máa ń fọṣọ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fi aṣọ mi fífọ̀ sí. Ṣugbón o, ẹ̀ẹ̀kan kan mo máa n gbìyànjú láti lè máa fọ̀ọ́ ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ tí n bá ti dé láti ibi iṣẹ́, kí ba lè rí pé mi ò ní kó ajo --aṣọ òun jọ sí ojú kan láti lè má fi jẹ́ kọ pami lára tí n bá fẹ́ fọ̀ọ́ ní ìparí ọ̀sẹ̀ náà. Màá ba lè rí ààyè àti lè ṣe àwọn iṣẹ́ ilé mìíràn, bí i kí á nu gbogbo nǹkan. Tórí àsìkò tí a wà yìí, àsìkò ọ̀gbẹlẹ̀ ni gbogbo atẹ́gùn, ìdọ̀tí, ẹrùkù gbogbo ẹ̀lú máa ń fò kiri. Àsìkò yìí ni àsìkò tí a máa ń nu nǹkan ní gbogbo ìgbà.

Mo ti lọ sọ́dẹ rí o. Kódà afésónà mi ló gbé mi lọ nígbà náà. Ọjọ́ náà, ọjọ́ tó dùn gidi ni. Ọjọ́ náà ó dùn láàrin. Mo mú aṣọ oléku mi, òun ni mo kó sọ́rùn pẹ̀lú bàtà gíga mi, mo sì ṣe irun tí ó borí mi náà láti fi gèlè. Mo wé gèlè mímọ láàrin, ojú mi wá ń rẹwà púpọ̀. Kódà kò lè, kò lè dúró àti gbé mi sílé gẹ́gẹ́ bí aya rẹ̀ lọ́jọ́ náà. Òde dùn lọ́pọ̀lọ́pọ̀.

À, mo máa ń múra dá ọ, mo máa ń múra, mo máa ń dì gán. Tó jé pé kí oníbàárà mi bá rí mi, á mọ̀ wípé mi òun ṣe oníyà, mi ò ṣe ẹni tí ó fẹ́ gba. Tó bá rí mi, torí àwa Yorùbá máa ń sọ wípé ìmúra sí ni wón máa ń fi bá ni sọ̀rọ̀ nígbà mìíràn. So ìdí èyí ni pé tí bá ti fẹ́ bọ́ nígbà máa ń múra dáa, màá dẹ̀ ṣe dáadáa. Mo máa ní tẹríba fún wọn, mo máa ń fi ọkàn balẹ̀ bá wọn sọ̀rọ̀ láti lè jẹ́ kí wọ́n lè sọ èrò ọkọ̀ wọn náà síta ni àkókò náà.

Ọwọ́ tí mò ń gbà nílé iṣẹ́ náà ó dẹ́rọ̀ tó tí àwọn oníbàárà mi náà dẹ́tù máa ń san fún san. Wọ́n gbìyànjú, wọ́n gbìyànjú ṣùgbọ́n ohun tí mo wá mọ̀ pé ó ṣekí níjù tí wọ́n tètè ń san, òun ni owó oṣooṣù. Wọ́n tètè ń san owó oṣù wa, ó sì máa ń bà mí lọ́kàn jẹ́ nígbà kankan nítorí pé mo nílò láti fi owó ránṣẹ́ sí ìyá mi láti lè ra oúnjẹ sílé fún jíjẹ.

Bẹ́ẹ̀ni. Mo rántí ọjọ́ kìnní tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ọjọ́ náà, ọjọ́ náà ò pa mí lẹ́rìn-ín kódà. Mo nílò láti wá alùpùpù tí màá gùn lọ síbi iṣẹ́. Mo bèrè lọ́wọ́ ọ̀gá Àkàndé tí ń bẹ ní ẹ̀gbẹ́ ilé wa nígbà náà. Ìgbà náà mi ò tíì gba ilé tí mò ń gbé báyìí. Odò ìyá mi mo ti máa ń lọ síbi iṣẹ́ nígbà náà. Ó déé ji ná. Mi ò sì ní owó tó pọ̀ lọ títí. Bọ̀dá Àdìgún yẹn náà ni mo ṣì bẹ ní ọjọ́ náà. Ọjọ́ náà ni ọjọ́ tí mo gun alùpùpù lọ sí ibi iṣẹ́

Ohun mímu tí mo fẹ́ràn jù ni ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n fi èso oríṣìíríṣìí èso tí wọ́n lọ̀ sínú rẹ̀. Ó tẹ̀ sí tutù tó bá ti lè tutù bí eléyìí, ó ma n dùn mìsìn mìsìn mìsìn lẹ́nu. Òhun ni ọtí tí mo fẹ́ràn jù.

Èmi, èmi máa gbàgbọ́ wípé ohun tí olú ẹnikẹ́ni bá gbójú lé, Ọlọ́run kan la ṣe á ń sìn. Bó ṣe Mùsùlùmí, Ọlọ́run kan là ń ké pèé, bó ṣe o àwọn onígbàgbọ́ wípé a lọlé ìjọsìn, Ọlọ́run kan náà là ń ké pèé. Ohun lè mí fi sọpa, ìgbà tó bá ti jẹ́ pé Eledumare kan là ń ké pèé, ká máa pe bá bá ṣe le pé a ti le dára lóhùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe títú ọkàn, mo máa ń fi ọkàn máa ń fi bá ohun tí bá ń ṣe. Ọkàn mi yíyí, mo nígbàgbọ́ ọkàn mi dáadáa, tí bá ti lè nígbàgbọ́ lórí ǹkan bí eléyìí torí pé mo mọ̀ pé Ọlọ́run tí mò ń sìn, ó máa ń kọ́ mi ní mò ń ṣe gbogbo ìgbà. So gbogbo ẹ, bẹ́ẹ̀ni, mo máa ń fi ọkàn bá wọn lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Ìyẹn tí òjò bá ti rọ̀, ibẹ̀ ni omi náà máa ń rọ̀ sí. Mo sì máa ń gbé abọ́ fi ń gbèjò dáradára torí omi òjò ó máa mọ́ tónítóní. Ìyẹn tí ó bá pọ̀n, èyí tí ó ti wá padà rọ̀ ni o. Ṣùgbọ́n ní àsìkò ọ̀gbẹlẹ̀ yìí, omi òjò tí òjò bá rọ̀ lásìkò yẹn, mi ń kọ́kọ́ gbé abọ́ ìgbèjò mi sí. Mo máa ń jẹ́ kí ó kókó rọ àwọn ìdọ̀tí tó wà lórí apẹpẹ, kó kókó rọ̀ wọ́n sílẹ̀ kí tó lè gbẹ́témi si lásìkò lè pọ̀n eléyìí tó mọ́ tónítóní torí omi òjò dára.

Mo máa ń yàn wọ́n nípa pé kí n ṣe ìdánwò fún wọn. Ìdánwò bíi wipé kí n fi ohun sílẹ̀ láti lè wò boya wọn mọ́ mú. Ìgbà mìíràn, màá dọdẹ wọ́n láti lè ríi bóyá mo lè fi ọkàn tán wọn. Ìgbà mìíràn, màá sì yí sọ àwọn ọ̀rọ̀ kan láti lè fi gbọ́ tẹnu wọn tó bá jẹ́ àwọn ló wà nínú ipò náà. Bí mo ṣe máa ń yàn àwọn tí alábàásisẹ́ mi pọ̀ náà nìyẹn.

Ètò, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé èmi máa ṣe ìmọ̀tótó ilé mi, mà á sì jẹ ohun tó dára gidi, mà á sì wo ìran lórí ẹ̀rọ ọlọ́gbọ́n mi tí ó ń bẹ nínú ilé mi, mà á sì ṣe gbogbo rẹ̀, mà á pè òbí mi láti lè gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀, mà á sì bá alafe sónà mi sọ̀rọ̀. Ìyẹn tí ó bá dẹ̀ wá sí àkókò náà, a ó sì jọ jókòó, a jẹ ìgbádùn ara wa pẹ̀lú ọtí.

Ẹ̀ẹ̀kọ̀kan ni o kín ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan àwa le sọ pé kí a jẹun pẹ̀lú oníbàárà. Ìyẹn tí ó bá ní ṣe pẹ̀lú wọn ní ẹ̀ẹ̀kọ̀kan a máa jẹun pẹ̀lú wọn. Ṣùgbọ́n nígbà, ní gbogbo ìgbà jùlọ, a jẹun pẹ̀lú oníbàárà. Ṣùgbọ́n èyí tí ó bá ní ṣe láti jẹun pẹ̀lú oníbàárà, òun ni a máa jẹun pẹ̀lú oníbàárà wa.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń pẹja, ṣùgbọ́n èmi ò sí mọ bí wọ́n ṣe ń fà á sí òkè. Kódò má lọ gbé mi lọ, mi n sábà ń pá, ṣùgbọ́n àfẹ́sọ́nà mi ó mọ bí wọ́n ti ń pẹja lọ́pọ̀lọpọ̀. Numi má a dún lákòókò tó bá wà ní àyíká, mo máa sọ fún un wipé “à jà lọ pẹja o”, a sì gbé, èmi a sì gbé abọ́ náà dání. A ó pẹja tó dára, a sì wálé wa ṣé. Ṣùgbọ́n ní ilé ìdáná náà, èmi lọ̀gá rẹ̀ kò mọ́ náà ń dá jú mi lọ.

Mo máa ń jẹ iṣu dídín ní òwúrọ̀ lọ síbi iṣẹ́. Ìdí èyí ni pé ó máa ń mú inú mi kún títí dá ọ̀sán, kò ní mú ebi pa mí ní àsìkò yẹn rárá. Ó máa ń mú mi jẹun dáadáa torí iṣu náà kó iṣu náà kí n sè é kí ó rọ̀. Ó dàbí ẹni pé ó fẹ́ fọ́ kí n wá fi ẹyin díndín tí mo rẹ ata sí àti.

Tí n bá ti débí iṣẹ́ ní òwúrọ̀, mà á kí gbogbo ẹni tí mo bá nídìí iṣẹ́, mà á kí wọn, à, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ o. Tí n bá ti kí wọn, olúkálùkú gbọ̀nà tábìlì rẹ̀ lọ. Mo jókòó sí tábìlì mi tí ó dán mọ́rọ́mọ́rọ́, mo nùú, mo jókòó sí àga mi, mo sì gbẹjúwo ohun tó wà ní table mi fún ọjọ́ náà. Èyí tí n bá nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni níbi ibẹ̀, mà á ké sí wọn láti sọ fún wọn wipe aà, mo nílò ìrànlọ́wọ́ rẹ o. Ṣùgbọ́n tí bá rí pé mi ò nílò ìrànlọ́wọ́, olúkálùkú gbájúmọ́ iṣẹ́ rẹ̀ ní àsìkò náà. Kì í ṣe wípé mo kórìíra wọn, kì í dẹ̀ ṣe wípé mi ò fẹ́ bá wọn ṣùgbọ́n àkókò ń lọ, iṣẹ́ ò dúró de ẹni kankan.

A máa ń ṣe àṣà Yorùbá. Àṣà Yorùbá yí pé tó bá ń ṣe àwọn ọdún Yorùbá náà bíi ká ṣe àṣà òun Olófi, Olófi dé, gbogbo wa á kó sí òfi, a á sì yọ, a á gún ẹṣin, gbogbo wa mọ̀ wipé ìdílé Olófi lòde yìí o, Olófi dé o. Àwọn onílù gángan wọ́n sì máa ma lulu gángan fún wa. A máa sọ "gángan òfi dé, gángan gígé, Olófi dé." Ìtumọ̀ rẹ̀ ni wípé Olófi dé, Olófi dé, Olófi dé.

Èmi ò sábà ń rọrùn tí bá ti sùn, ṣùgbọ́n ẹ̀kànkan tó bá rẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ tí ń bá ti ṣubú sórí tábìlì mi, màá lọ, máa dìde, màá lọ sùn sórí ibùsùn mi. Tí bá ti lè wòó sórí ibùsùn mi báyìí, mi mọ tí ń bá lè ṣe mọ́, màá ti sùn lọ. Tí n bá dẹ̀ sùn tí mi bá ń ṣàrà mí dáadáa lórí ibùsùn, ó tún mọ̀ sí wípé màá rọrùn. Màá dẹ̀, màá rọrùn yẹn dáradára tó jẹ́ wípé àwọn ènìyàn a máa gbọ́ wípé, à, ènìyàn ń sùn níbi ibí. Ṣùgbọ́n tí ń bá, tí ò bá ti rẹ̀ mí tí ń bá lè sùn kí n pọ̀nrà mí lé dáadáa, mi ò ń rùn ní gbogbo ìgbà kí n ṣe gbogbo ìgbà náà ni ó máa ń rẹ̀ mí wá láti ibi iṣẹ́. Nítorí pé mo máa ń rí i dájú pé mo ṣe iṣẹ́ mi dáradára.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù ó ní ọ̀dọ̀ ìyá mi, ọ̀dọ̀ àfẹ́sọ́nà mi àti ilé tí mò ń gbé. Torí mo mọ̀ wípé kò sí ajo o lè dàbí ilé, tí ó sì bi n ba ṣe pẹ́ ní ìta tí ó máa dàbí ilé ara ẹni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ọ̀dọ̀ ìyá mi, ilé mi ni ọkàn mi balẹ̀ tí ń bá lọ bẹ. Ọkọ àfẹ́sọ́nà mi tí a mọ wípé ní oṣù díẹ̀ sí báyìí máa ti dáyà rẹ̀, ilé mi náà sì ni màá fẹ́ràn láti lọ bẹ́. Torí ìgbà tí n bá wá n bẹ, ọkàn mi á balẹ̀ náà. Tí n bá dẹ̀ jẹ́ ọ̀dọ̀ tárà mi náà, kò sí ọkàn mi máa balẹ̀. Idí rí yii tí mo fi fẹ́ràn ilé mi nìyẹn láti dúró sí.

Ojú mi dára o, ojú mi dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé tí n bá ti ń kọjá, àwọn ọkùnrin má a ń wò mi ni. Wọ́n á ní arẹwà ọmọge. Mo rẹwà gidi lọmọge. Mo rẹwà tó jẹ́ wípé kò sí ọkùnrin tá ri mi tí ò ní wò wípé à, elédùmarè ó dá èyí dáradára. Mo dára gan an, mo rẹwà lóbìnrin.

Ẹ̀fọ́ aworo jẹja ni mo fẹ́ràn láti jẹ jù. Ìdí èyí ni ipé a máa ń fi ẹja síi, máa wá ráyè rẹ̀ pọ̀nmọ́ yẹn síi, máa wá fi ata ṣẹ́ṣẹ́ síi láti lè gbé lárugẹ. Torí ọmọ bíbí Yorùbá ni mí, mo sì fẹ́ràn ata jíjẹ. Bí ó ṣe ẹ̀mí, ó a máa ń sọ nílẹ̀ Yorùbá "ẹ̀mí tí ò bá jẹ ata, èmi yẹpe rẹ ni" kì ń ṣe pé a wá ata lọ́pọ̀lọpọ̀ o. Ṣùgbọ́n ní ẹ̀fọ́ mi, ó gbúdọ̀ ní ata tí í bá dẹ̀ ti fi sí tan. Mo dẹ̀ tún fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ torí ẹ̀fọ́ a.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni àjọ̀dún kérésì. Torí wípé ìdí è yí ni pé gbogbo wa máa ń pẹ́rọ̀ jọ pọ̀ láti máa ṣe, a máa fi ń ṣe rántí ọjọ́ ìbí ọmọ tí Ọlọ́dùmarè rán wa sí ilé ayé láti wá kọ́ ẹsẹ̀ wa lọ èyí tí a gbàgbọ́ nínú rẹ̀. Ohun ni a máa ń ṣe. Ó dẹ̀ máa ń mú àwọn ẹbí kọ̀ọ̀kan wá, èyí tó bá wà ní ìrìnàjò wọ́n á wá sílé, wọ́n á jọ ṣe. Ó dẹ̀ tún máa ń mú àwọn èèyàn tún lé kó jọ́pọ̀ láti lè tún fi ṣe ìpàdé ìgbẹ̀yìn ọdún láti lè mọ bí wọ́n tún ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀.

Mo máa rántí ọ̀rọ̀ aṣunà mi nítorí pé mi ò kí máa lo ọ̀rọ̀ àbí èdè tí mi ò kí máa fi lè rántí. Mo máa ń ri dájú pé mo lo ọ̀rọ̀ tí mo máa rántí, èyí tó ní í ṣe pa nǹkan tó ṣẹlẹ̀ sí mi àbí èyí tó ní í ṣe pa nǹkan tí mo máa ń fẹ́ràn láti sọ jùlọ ní gbogbo ìgbà.

Èmi ò tíì fò rí o, ṣùgbọ́n mo ní ẹ̀gbọ́n tó ti fò rí, ó sì sọ fún mi bó ṣe máa ń rí nígbà àkọ́kọ́ tí wọ́n bá máa fẹ́ fò, a dàbẹ ní pé wọ́n fẹ́ ṣubú, wípé ṣùgbọ́n àwọn máa ń fò ó dẹ̀ máa rẹwà, wí pe a kan ri bẹ́ẹ̀ ni àwọn kò ṣubú. Èmi dè wípé láìpẹ́ láì jìnnà, èmi náà á fò lọ́jọ́ kan, torí wípé òun náà ti ń bá mi ń ṣètò àti lè fò mi. Bẹ́ẹ̀ náà ni àfẹ́sọ́nà mi náà ṣe máa ń sọ fún mi. Òun náà tí ń ṣètò àti bá mi fò náà.

Bẹ́ẹ̀ni mo ma n ṣètọ́jú àwọn ọjà mi dáradára láti lè mọ èyí tí ó wà dáradára àti èyí tí ò dára àti èyí tí a nílò láti rà sí àti èyí tí a nílò láti rà mọ́ nítorí pé kò yára láti tà. A o dẹ̀ fi gbogbo ẹ sínu ìfilọ̀ láti lè sọ fún ọ̀gá wa pátápátá láti lè mọ àwọn èyí tí ó yára ń tà àti èyí tí ò yára ń tà láti lè tún mọ èyí tí kò dára láti tà.

Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń rántí ààlà mi ní gbogbo ìgbà. Ṣugbọ́n ẹ̀ẹ̀kan kan mi ò rántí tí bá ti láalà n gbà mi, tí bá ti le jí báyìí mi ò ní rántí mọ́. Èyí tó máa máa wà lọ́pọ̀lọpọ̀ mi ni bi mo ṣe fẹ́ jẹun lọ́jọ́ yẹn, torí pé olóunjẹ ni wọ́n máa ń pè mi. Mo fẹ́ràn oúnjẹ, mo dẹ̀ mọ oúnjẹ, mo kó dáa, mo mọ ina náà, mo mọ o dá.

Ẹhun, mo máa ń jẹun alẹ́ ní aago méje ìrọ̀lẹ́, ohun ní mo máa ń jẹun alẹ́ torí pé àsìkò náà kí i tó dé láti ibi iṣẹ́ kí i tó dáná, àsìkò tí mo máa ń jẹun alẹ́ nìyẹn. Tó bá ti di aago méje, màá ti jẹun alẹ́ mi.

Wákàtí márùn-ún ni mo máa fin ń ṣiṣẹ́ lójúmọ́. Wákàtí márùn-ún ni mo máa fi ń ṣiṣẹ́ lójúmọ́ nídìí iṣẹ́ mi. Wákàtí ìyókù tó wà níbi ibẹ̀ ni èyí tí ń bá fi rìn dé ibi iṣẹ́, èyí tí ń bá dẹ̀ ti fi padà dé ibi iṣẹ́, wọ́n nìkan.

Ìrìnàjò tí n bá fẹ́ ṣe ìrìnàjò kan, mo máa ń jẹ́ kí ó bọ́ sí àsìkò tí a bá wà ní ààyè, àsìkò ta bá láyè níbi iṣẹ́. Ìyẹn tí wọ́n bá ti fún wa ní ààyè. Pé àsìkò bá yì bá yi ò a gbàyè láti lọ sí ibi kí ibi tí ó bá wù wá. Ìgbà náà ni mo máa ráyè àti ṣe àkópọ̀ fún ìrìnàjò mi. Ìgbà yẹn ni mo máa ráyè àti lọ sí ọ̀dọ̀ ìyá mi láti lọ kí, màá tún fi ojú mi bá láti mọ bí ó ṣe ń lọ fún un. Torí pé gbogbo ìgbà ko ni màá sọ pé kí ó ṣe òǹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó rí afẹ́fẹ́ láti lè máa gbóhun rẹ̀. Mo nílò láti rí gan gan fún alára mi kí n mọ̀ bí ó ṣe ń ṣe, kí dẹ̀ mọ̀ bí gbogbo ǹkan ṣe ń lọ ní sàkání rẹ̀, kí n mọ irú àwọn ènìyàn tí ó ń bá rìn, kí dẹ̀ mọ àwọn ènìyàn tó wà ní ọ̀dọ̀ rẹ̀. Ìgbà mìíràn, màá lọ sọ́dọ̀ àfẹ́sọ́nà mi náà láti lè mọ ìrú ẹni tí ó wà ní àwọn àyíká rẹ̀, ládẹ̀ sì lè mọ̀ bí gbogbo ǹkan ṣe rí níbi ibẹ̀.

Mo ràn, bẹ́ẹ̀ni, mo ti gun kẹ̀kẹ́ rí dáradára, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti wá gun kẹ̀kẹ́ mọ. Ó ti kọjá bí i ọdún, ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti gun kẹ̀kẹ́ mọ. Ìgbà náà tí mo yi wá ní èwe mo màá n fẹran lati gun kẹkẹ. Di ọjọ́ kan tí mo wá wọ aṣọ aláwọ̀ ewé, mo wá lọ gun kẹ̀kẹ́ ní ẹ̀gbẹ́ igbó bí mo ṣe ṣubú pẹ̀lú kẹ̀kẹ́ náà ni mí. Ṣùgbọ́n mi wá ní àǹfàní àti jẹ́ kí àwọn èeyàn tètè rí mi kí wọ́n ràn mí lọ́wọ́, torí pé aṣọ mi o dánmọ́rán pẹ̀lú igbó náà tí ń bẹ níbi bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n rí kẹ̀kẹ́ náà, òun ni won ṣe wá mọ̀ wipé, áà, ènìyàn ní ń bẹ níbi bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lò ó ní ẹkan kan tí bá ní àǹfàní à ti lò ó. Ìdí rì ní pé tí n bá ti dẹ́ láti ibi iṣẹ́, mo máa ń fẹ́ràn kí n lo nǹkan tí ó máa mú ojú mí yára ní ìdárayá tó péye. Tórí pé ọjà wà yìí, ọjà tí a wa maa ń fojú sí nǹkan dáradára ni. Láti lè má jẹ́ kí ohun sọnù àbí kí ohun bàjẹ́ mo wa lọ́wọ́. A need láti jẹ́ kí ojú wa mú wà ní àmútó ká fi gbogbo ojú ọkàn àti ojú wa ka máa fi ṣe isìrò gbogbo ohun tó bá ń lọ. Mo dẹ̀ ní láti lo ohun tí ó máa mú ara mi dá pé kí láti lè má jẹ́ kí máa máa rí nǹkan tí a máa máa dá mi dúró nídìí iṣẹ́. Àbí ohun tí a mú mi láti lè má lè ṣiṣẹ́ dáradára.

Tí n bá ń wo eré ìdárayá, ó máa ń mú mi rẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Ìdí pẹ̀lú ìdí èyí tí mo torí ra ẹ̀rọ ọlọ́gbọ́n sínú ilé mi. Láti lè má jẹ́ kí n má rẹ́rìn tí n bá ti ń wo eré ìdárayá lórí rẹ̀. Ó ma ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀ kó dà mí f'ówójo ná. Inú mi sì ma ń dùn tí èmi àti olólùfẹ́ mi ta bá ti ń sọ̀rọ̀ fún ara wa. Tó bá ti ń sọ̀rọ̀ tó ń mú inú mi dùn, tó ti ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀, a máa ma sàmí ẹlẹ́yin oju edé. Tó bá ti ń sàmí orí mi má ń wú, mo ma ń rẹ́rìn, ma ń rí ẹ̀rín yẹn gan.

Kò sí àwọ̀ tí emi ò fẹ́ràn jù. Gbogbo àwọ̀ ni ó dára lọ́pọ̀lọpọ̀, gbogbo wọn ló sì dára ní ìlànà titi wọn bí wọ́n bá ṣe wà. Ṣùgbọ́n àwọ̀ funfun mo fẹ́ràn torípẹ́ irú rẹ̀ ó ṣọ̀wọ́n níbi bí. Àwọ̀ dúdú náà ó sì fẹ́ràn náà tí ó bá máa dúdú gidi gidi gan, a fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n gbogbo rẹ̀ náà ni àwọ̀ tó dára. Tí n bá ní pé kè mi mu o, èmi máa fẹ́ràn àwọ̀ funfun torí àwọ̀ funfun ó dára wípé irú rẹ̀ kò ṣọ̀wọ́n kì ń ṣe ohun tí mò ń rí ní gbogbo ìgbà. Ọ̀hun ni mo ṣe fẹ́ràn àwọ̀ funfun. Àwọ̀ dúdú wá ń bí náà mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìdí tí mi ò torí mu ni wípé mi ò ní àǹfààní à ti rí àwọ̀ funfun ní gbogbo ìgbà níbi bí.

Mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì wá padà sáré lọ sí ọjà ní àná. Ìdí re tí mo lọ sí ọjà lánàá ni pé àwọn tí mo rà ní ọ̀sẹ̀ tó kọjá, ó ti tán, mo dẹ̀ nílò àti ra àwọn tuntun mìíràn sínú ilé torí pé mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó dẹ́ n bọ̀ tí mo lè máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà, mo nílò láti, láti rí i dájú pé mo ti ra àwọn ohun tó ṣe pàtàkì tí mo máa máa nílò torí tí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi ni lè lọ máa rí ààyè àti máa lọ sí ra ọjà oríṣiríṣi, yàtọ̀ sí pé mo fẹ́ ra oúnjẹ sí ilé.

Èyí tí ó máa mú inú ilé mi tutù, fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó ma dàbí ilé tí àwọn òyìnbó tí kò ní pọ̀ tí kò ní gbóná jù tó kan maa tutù fẹ́ẹ́rẹ́fẹ́, òhun ni mo máa ń fẹ́ràn sínú yàrá mi.

Mo máa ń kojú ẹ̀ nípa pé kí ti gbájúmọ́ iṣẹ́ tèmi torí ìdí iṣẹ́ ni lati mọ ni lọ́lẹ. Mo máa ń gbájúmọ́ iṣẹ́ mi, mi ń fi àkókò kọ̀ọ̀kan fi ń ṣòfò nídi iṣẹ́. Mo máa ń ṣe iṣẹ́ mi kárakára mo sì máa ń ṣe gbogbo ohun tí bá nílò láti kọ sílẹ̀ fún ọ̀gá wa fún ìfilọ̀, mo máa ń ṣe é.

Ó ti, mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí ṣùgbọ́n èyí tí mo fẹ́ lè nígbà kan náà, òun ni Ṣaléwá. Ṣaléwá ó jẹ́ ọmọ tó jẹ́ wípé kò fẹ́ràn iṣẹ́. Tó bá ti wá ibi iṣẹ́ ni kó ti máa pè látàárọ̀ ṣúlẹ̀, kò ní fẹ́ ṣiṣẹ́ kankan. Ṣùgbọ́n ọjọ́ tí mo ti pè tí mo ti bá wí, àtìgbà náà ó ti mọ ìwà ara rẹ̀, ó ti ń ṣe dáradára níbi iṣẹ́. Kódà òun gan ni ó ń ṣe dáradára jù nínú àwọn òṣìṣẹ́ ìyókù ju tẹ́lẹ̀ lọ.

Mo máa ń mú omi dáradára torí pé tí ń bá mú omi dáradára, gbogbo ohun tó bá wà ní àyà ara mi á lè mọ́ dáradára ju wípé kí ǹkan kíkan wá máa farapa níbi ibẹ̀. Mo máa ń mú omi débí wípé mo lè mú tó garawa kan ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù nítorí ìgbà ọyẹ́. Ọyẹ́ náà máa n mú, ó ma n mú tó jẹ́ wípé gbogbo ẹsẹ̀ wa há máa tútù, gbogbo àyà wa há máa òtútù. Mo sì, mo sì torí bẹ́ẹ̀ mo, mo rí i dájú wípé mo ra ọṣẹ àti mo rí i dájú wípé mo ra aṣọ ọyẹ́. Torí pé mi ò fẹ́ kí òtútù kó máa mú mi ní àyà, mi ò sì fẹ́ jẹ́ nǹkan tí ó máa máa fún fa ikọ́ fún mi. Mo ra aṣọ òtútù.

Ẹhn, mo mọ wọn náà o, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn torí pé ibà ti ń gbéra mi lọ ní à òwúrọ̀, ó máa tó tó ìrọ̀lẹ́ kí n tó wá. Tí n bá dẹ̀ ti wá ní ìrọ̀lẹ́ náà, ìgbà ẹni máa fẹ́ ṣètò ohun jíjẹ tí màá mu, tí màá tún fi ṣètò ará ọjọ́ kejì. Ìgbà tí mo máa rí àyè láti máa dá wọn mọ̀ lẹ́ẹ̀kẹ̀kan ni ìgbà, ìgbà ìparí ọ̀sẹ̀. Ìgbà yẹn ni mo mọ̀ pé mo máa rí wọn lẹ́ẹ̀kẹ̀kan tí n bá fẹ́ lọ sí ọjà lọ ra àwọn ohun tí mo nílò fún ọ̀sẹ̀ tí a fẹ́ wọ̀.

Ìwà ìsọ̀rọ̀ mi dá púpọ̀ nítorí èmi fẹ́ràn ẹni tó bá ti ní ìtẹríba, èmi náà sì máa ń ní ìtẹríba fún àwọn ènìyàn. Torí bẹ́ẹ̀ ni èmi náà ṣe, mo se ń retí náà kí àwọn ènìyàn náà máa ríi, mo rí i dájú wípé àwọn ènìyàn náà tẹríba fún mi. Bi tí bá ti rí pé àwọn ènìyàn wọn mọ ìsọ̀rọ̀ sí èmi, mo ń fẹ́ kí ó dúró sí bibẹ̀. Torí pé èmi ò kí ń sọ̀rọ̀ si èèyàn shaka shaka, mi ò dẹ̀ kí ń sọ̀rọ̀ sí èèyàn bí ó bá ṣe wù mí, èmi máa ń sọ̀rọ̀ tèmi pẹ̀lú ìtẹríba ni.

Mo ma n gba àwọn í mélì àìwúlò lẹ́ẹ̀kẹ̀kan, tí n bá ti rí wọn mi ò kí n fi taratara kọbi ara si, màá kọ gba sí apá ibò mi, màá buwa ǹkan míràn ṣe tàbí kí n yọ kúrò nínú í mélì mi.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi oun nílé ìdáná torí pé mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kí n má dúró síbẹ̀ ní gbogbo ìgbà kí sì máa dáná, kí n má a se oúnjẹ tí ó ládùn tó jẹ́ pé tí n bá jẹ́ ọkàn mi má máa balẹ̀. Tí n bá làálàá, màá ranti àlà alágidi ló sì jẹ́ torí bẹ́ẹ̀ mo sọ wí fẹ́ràn ilé ìdáná mi lọ́pọ̀lọpọ̀. Àti wípé ilé ìdáná mi máa ń mú mi rántí olólùfẹ́ mi. Gbogbo bí bá ṣe ń sọ oúnjẹ tó dára, inú rẹ̀ má ń dùn ó sì má ń sàmì. Ìgbà náà ni ó máa ma sọ fún mi wípé “O lójú edé, ẹyin mẹ́nu gun, apọ́n be po rẹ.” Torí pé ọmọ pupa ni mí.

Tó bá jẹ́ bí i ti aṣọ káwọ́ṣọ́ sọ́rùn káàtúwọ̀, èmi ò ń bá wọn ń ṣe. Mo ma ń fẹ́ràn tí ń bá wọ aṣọ tí ń bá délé kí í túfọ̀ torí wipé wákàtí tí mò ń lò níbi iṣẹ́ ọ tó kí ń délé kí n tú aṣọ fọ̀ torí pé mo fẹ́ràn kí gbogbo nǹkan máa mọ́ ní ìmọ́tótó. Mi fẹ́ èyí tí ó yẹ pé máa dé ilé iṣẹ́ ara máa já mi jẹ tàbí ara mi ò ní lè balẹ̀ nínú aṣọ tí ń bá wọ̀ torí bẹ́ẹ̀ mi torí fẹ́ràn kí màá tú nǹkan bí i aṣọ lò ní ọjọ́ náà. Tí ń bá ti wọ aṣọ kan lọ́jọ́ kan, mo fẹ́ràn kí n fọ̀, kí n sa, kí ó gbẹ, kí i tó tú padà wọ̀ lọ́jọ́ mìíràn. Mi ò fẹ́ràn kí n wọ̀ kí n tú a wọ̀ pẹ̀lú oru ara mi tí ó ti jábọ́ sínú ẹ̀. Rárá, ó ti mi ò ń ṣe tèmi bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, etí òkun ó dá lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn rẹ̀ torí pé mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà, èmi náà á sì lọ sí etí òkun lọ ṣeré. Fún ìgbà díẹ̀, màá tún padà. Wọ́n máa mú mi láradá. Màá tún fi dára mi láradá ní gbogbo ìgbà.

Ìrìn àjò lọ síbi iṣẹ́ kò fi bẹ̀rẹ̀ rọrùn lọ títí ọ̀ nítorí pé ilé iṣẹ́ mi ó jìnnà sí ilé tí mò ń gbé. Ìdí nì pé wé mí máa tètè máa ń jí ní òwúrọ̀ láti lè tètè dé ilé iṣẹ́ mi. Ṣùgbọ́n ọli ìgbà míràn mo máa ń wọ àwọn mọ́tò àwọn àpéjọpọ̀ wọ̀, ìgbà míràn mo máa ń wá bí mo ṣe máa gbé mọ́tò tó máa wá gbé mi, mọ́tò àdáwọ̀. Ìgbà míì bo mo ṣe máa ń ṣẹ́ ní ìhùn.

Ìmọ̀ tí mo fẹ́ kọ́ ní orí ìlà báyìí ni ìmọ̀ tí mo lè sọ ọ̀rọ̀ ìtàn di fídíò láti lè jẹ́ kí àwọn ìyàn wò ó ní àwòrán wípé ìtàn yìí ó dára o ó dára láti wò.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Gẹ̀rẹ́sì tí mo lè má a má sọ dáradára tí ń bá ti ẹ pàdé àwọn aláwọ̀ funfun tí mo lè fi bá wọn sọ̀rọ̀ láti lè jẹ́ kó mọ èdùn ọkàn mi sí wọn. Èdè tí mo lè má fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí ó bá wà ní etí òkun. Èdè tí ó jẹ́ èdè Gẹ̀rẹ́sì, ó jẹ́ èdè tó jẹ́ wípé ṣàṣà ni ẹ̀dà tí ò lè sọ. Wípé ìdí tí ń bá bá ẹnikẹ́ni pàdé, èdè tí mo lè sáré sọ fún wọn nìyẹn tí wọn ò bá gbọ́ èdè abínibí tèmi.

Nípa ti ìyìn, èmi ò ní, èmi ò kín gba ìyàn. Mi ìdẹ́ kín ń retí ìyìn láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, tórí pé mo mọ̀ pé Elédùmarè ló ní ìyìn. Elédùmarè ni a ń fìyì fún. Òún ni ó ń ṣe gbogbo rẹ̀ tí ó ń dára, kì í ṣe àwa alánìyàn. Elédùmarè ni mo máa ń darí ìyìn fún. Ṣùgbọ́n àwọn ẹ̀mí lè rí pé a, mo ṣe nǹkan o. Wọn wí látọkàn tara wọn. Wọ́n lè sọ pé wọ́n fẹ́ bù mí ní nǹkan tàbí kọ́ bù mí ní owó nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kan mo máa ń múnu àwọn òṣìṣẹ́ mi dùn lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn tí wọ́n bá ti rí pé wọ́n ti ṣe dáradára, a sì tà dáradára, màá pè wọ́n wípé ó yá o kí gbogbo wa kí a jáde ní àsìkò yìí. Tí ó bá jẹ́ ní èyí ìparí ọ̀sẹ̀, ìyẹ ọjọ́ àìkú a máa jáde, ọjọ́ Jímọ̀ gbogbo wa a sì bọ́ sí òde a jáde. Màá rí dájú wípé mo tẹ́ wọn ní ọ̀ràn.

Bẹ́ẹ̀ni, ẹ̀ kọ̀ọ̀kan mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo fi le sọ wípé mi ò fẹ́ràn rẹ̀ ni wípé a tẹ́gùn lọ sí ìdí inú yàrá iṣẹ́ mi. Ó gùn lọ́pọ̀lọpọ̀ kí i tó dé ibẹ̀. Wọ́n máa ń mú rẹ̀ mí, ṣùgbọ́n ó sì dára ní tí n bani kín wò ó ní ìyà imi tó kọ sí mi lára. Ó mú mi le ṣe ìdárayá díẹ̀ kí i tó dé. Ìdí ni pé bí n ṣe ń tẹ́gùn, tẹ́gùn, tẹ́gùn, ó máa mú ara mi balẹ̀. A sì mú ara mi tún yá kere kere láti lè ṣiṣẹ́ dáradára tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, etí mi rẹwà dára. Etí mi jẹ́ etí tó jẹ́ wípé kò tóbi jù, kò kéré jù, ó kò wà dára síbi bẹ̀, ó sì rẹwà. Etí mi rẹwà gan-an tó jẹ́ wípé ó rẹwà mọ́ ojú mi dára.

Bẹ́ẹ̀ni, mo mọ òótọ́ orúkọ mi, Olúwatóyìn. Ó túmọ̀ sí wípé Olúwa ti tí ó ń yìn kí a máa máa yín lógo ní gbogbo ìgbà ní òrèkòrè nígbàkígbà ká máa máa yìn. Ó sì ń jẹ́ fún mi torí pé òun ni a máa máa yìn. Orúkọ mi rẹwà gan, ó rẹwà lọ́pọ̀lọpọ̀.

Irin ti mo ti rí, mo máa rà nǹkan. Ídá kí n lọ sí ọjà tàbí kí n lọ sí ilé ìtajà ńlá tí wọ́n ti má n ṣe bí i ti àwọn, àwọn alélùjára, ibẹ̀ ni mo ti má n rajà mi. Pàápàá jùlọ, mo lè rajà mi ní orí afẹ́fẹ́. Ó má a, ó má n dára lọ́pọ̀lọpọ̀. Nígbà míì, kò ní mú iṣẹ́ ni mí lára. Tí bá ti rà, tí bá ti pè wọ́n, kí n sọ fún wọn pé nǹkan bí eléyìí bi eléyìí mo fẹ́ rà, wọ́n á fi ránṣẹ́ pẹ̀lú àwọn oníkẹ̀kẹ́ tí wọ́n á gbé wá fún mi nílé. Mà á sì rí nǹkan mi lò lásìkò tó jẹ́ kí n rí lò.

Fóònù alágbèéká tí wọ́n ń pè ní iPhone, òhun ni mò ń lò torí wipé ó máa ń yára bí àṣá fún mi láti lò ní gbogbo ìgbà tí bá ti fẹ́ wó ori afẹ́fẹ́, ohun tó ń lọ lójú ìlòrí afẹ́fẹ́, o jẹ́ ǹkan tó jẹ́ wipé ó máa ń ṣe é n lò fún mi kíá kíá tí ń bá lò ó, tí bá dé fẹ́ yàwòrán kankan, ó máa ṣe ń ṣì ń yàwòrán gidi fún mi.

Èso tí mo fẹ́ràn láti jẹ ju, mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ èso láti jẹ, kaka kí, kí má jẹ èso, mà á máà mú ọtí elérìndòdò tí wọ́n fi èso fi ṣe. Gbogbo èso ni mo fẹ́ràn, pàápàá jùlọ èso igi ọ̀ro mo fẹ́ràn pọ́pọ̀ jùlọ àti ìbẹ́pẹ. Mo fẹ́ràn láti máa jẹ ìbẹ́pẹ torí pé ó máa ń ṣẹran mi lórí gidi gan. Mo dẹ̀ fẹ́ràn ọsàn, ọsàn máa ń mú inú mi ṣí sí oúnjẹ kí oúnjẹ tí n bá fẹ́ jẹ lásìkò náà. Mo sì fẹ́ràn èso ìbẹ́pẹ ti òyìnbó, o dùn lọ́pọ̀lọpọ̀.

Bí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́, mo máa ń fi ọkàn mi balẹ̀. Màá kọ́kọ́ jókòó, màá mu omi tó tutù láti lè jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀. Màá wá ṣe ètò àwọn iṣẹ́ tí a ṣe tán, màá pé wọn jọ pọ̀ sí ojú kan, màá nu tábùlù mi dáradára. Èyí tábùlù tí mo sọ wípé ó máa ń dán, dán bí n bá fi òróró si, torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń nu tí bá ti parí iṣẹ́ lọ́jọ́ náà, torí kí àwọn idọ̀tí náà má bà lè má dúró sórí tábùlù mi. Tí n bá ti wá ṣe tán, màá wá mú ìjókòó mi, màá ṣe dáadáa, mà gbé àpò, àpò àfọwọ́sí mi àti àpò tí mo máa ń kó àwọn irun èlò mi sí, màá kó, màá ṣe dáadáa, mà wá gbọna ilé lọ sí mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo ti rin ọkọ̀ oju ori- ojú irin rí nígbà náà ní ọdún mẹ́wàá sẹ́yìn, ìgbà tí ẹ̀gbọ́n ìyá mi gbé mi lọ sí ọ̀dọ̀ àbúrò bàbá mi láti lè lọ ṣe ilé ọdún ti kérésì tí a má ń ṣe ní ọdọọdún láti lè bá wọn dúró pọ̀ láti lè ṣe, torí wipé wọ́n má a rán wa lọ́wọ́ ní ìdílé wa, wọ́n sì tún má a ń ṣe ohun dáradára sí wa. Gbogbo ìgbà tí bá ti lọ sí ọ̀dọ̀ wọn ni wọ́n má a ń ra bàtà tuntun aṣọ fún mi láti lè fi ṣe ẹ̀mí ìmoore, ohun tí bàbá mi ṣe fún wọn ìgbà tí wọ́n wà ní ilé ayé. Gbogbo ẹ sì dùn, ó sì lọ ní ìworo gidi gan. Inú mi má a ń dùn lọ́pọ̀lọpọ̀ torí pé ọmọdé arà mi inú mi má a ń dùn sí bàtà tuntun tí bá ti rí, inú mi wá má a ń dùn a tì lọ sọ́dọ̀ wọn ní gbogbo ìgbà.

Èmi ní titè mi o. Ohun tó bá ti ní ṣe pẹ̀lú ìmọ̀le ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ gidi gan. Mo sì tún fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ tí, ní gbogbo ìgbà. A ti ríi wípé tí ìmọ̀le tìrọ̀lẹ́ yẹn kì í tàn tó ti òwúrọ̀. Ṣùgbọ́n o, tí òṣùpá bá jáde, òṣùpá má a n tan mọ́le tirẹ̀. Torí bẹ́ẹ̀ ni mo tori sọ pé kò sí ìmọ̀le tí mi ò fẹ́ràn torí pé ọmọ ìmọ̀le ni mí. Ẹni ìmọ̀le dẹ́sìn ni mí. Mo fẹ́ràn láti máa rìn nínú ìmọ̀le. Mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe nǹkan ìmọ̀le.

Mo má fẹ́ má lo ju ọgọ́rùn ún náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ torí wípé àwọn oníbàárà tí mò ń bá sọ̀rọ̀ wọ́n má ń pọ̀ gan-an. D'orí afẹ́fẹ́ yìí ó ma ń já data mi ní gbogbo ìgbà tí mo bá ti ń lò ó, ó ma ń ja. Ìgbà mìíràn, wọ́n ma ń fa lọ tí mo bá ti tan àwọn elélujàara tí orí afẹ́fẹ́ mìíràn sí, ó ma ń ko lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìdúnà ádúrà dáradára. Tí n bá dẹ̀fé ṣe ìdúnàádúrà mi, mo máa ń rí pé ọkàn mi balẹ̀. Mo wà, mo fi ọkàn tán gbogbo nnkan tí i bá ń ṣe. Ni àkókò náà, mi ò ń jẹ́ kí ǹkan kan kí ó pa mí lára. Èmi ò dẹ̀ ń jẹ́ kí èmi kí má fi ọkàn sí ǹkan tí bà ń ṣe. Gbogbo ǹkan ni mo máa ń fẹ́ rí pé mo gbọ́kàn lọ pẹ̀lú kì í dẹ̀ mọ ohun tí mò ń sọ, ohun tí mò ń bèrè lásìkò àti ohun tí mo fẹ́ sọ.

Bẹ́ẹ̀ni, tí bá fẹ́ dá ọkọ̀ dúró ní ojúkojú, mà á jú ọwọ́ mi síi ní ọ̀kan, láti ọ̀kan ni mà á ti máa jú ọwọ́ síi, mà á tìí sìnna ọwọ́ mi sí iwájú títí, mà á máa jọ ọwọ́ mi mẹ̀gẹ̀ mẹ̀gẹ̀ mẹ̀gẹ̀ kí ó bá lè tètè rí mi láti ọ̀kan. Mà á dẹ̀ máa ma pariwo ibi tí mò ń lọ síi létí láti lè jẹ́ kó mọ ibi tí mò ń lọ. Tó bá jẹ́ èyí tí ó ń lọ sí ìlànà tọ̀dọ̀ mi, á dúró. Tí ò bá jẹ́ èyí tí ó ń lọ sí ìlànà tọ̀dọ̀ mi, kò ní dúró. Ṣùgbọ́n èyí tó bá lọ sí ìlànà mi náà ni mà á fẹ́ dúró sí apá ibi tí mà á ti rí. Tó bá ti lè wá dúró, á wá sọ ibi tó ń lọ fún èmi. Èmi a dẹ̀ sọ ibi tí èmi ń lọ fún un. A á wá sọ iye tí mo máa gbé fún, tó máa gbé mi fún mi.

Ní ìgbà tẹ́lẹ̀ ni mo máa ń fi owó fi ń kọ̀wé, ṣùgbọ́n lásìkò yìí ẹrọ ayélujára mi ti wà níbí ibẹ̀, òun ni mò ń lò lásìkò yìí, òun ni mo máa fi ń kọ ìwé mi fúnrarara mi. Mo dẹ̀ tí lè kọ ìwé mi náà kí n kọ́ pẹ̀lú ọwọ́ mi láti kọ́ láti fi ránṣẹ́ sí ẹni tó bá wù mí tí mo fẹ́ ránṣẹ́ sí. Kẹ́ẹ́yà bí ẹ̀gbọ́n mi ni, tàbí ìyá mi ni, ìyá mi ọ̀wọ́n, ìyá ni wúrà, tàbí òun ni mo kọ́ sí, òun ni ìgbà tí mo mọ̀ pé mo máa ń nilò àti kọ ìwé, tàbí àwọn oníbàárà mi tó bá wà létí òkè òkun, àwọn ni mo máa ń kọ̀wé sí, ṣùgbọ́n laye ode oni ayélujára ti wà tí mo lè fi ránṣẹ́ fún wọn látori ibẹ̀.

Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ kan mo máa ń fetí sí broadcast, gágaga broadcast àlọ́ yín ló dùn àti broadcast má sọ òyìnbó tí bàbá Tàmíró má a ń ṣe nígbà kankan. Mo sì máa ń gbádùn rẹ̀ torí pé lọ́pọ̀lọpọ̀ nínú wọn ni o gbọdọ̀ sọ òyìnbó. Mo gbúdọ̀ má a sọ Yorùbá náà kánlẹ̀kánlẹ̀. Kódà ìjìnlẹ̀ Yorùbá kánlẹ̀kánlẹ̀ lọ́ gbọ́, iná ní láti má a sọ, wọn ò gbọdọ̀ sọ òyìnbó kankan.

Bẹ́ẹ̀ni, lẹ́kẹ̀ẹ̀kan mo máa ń tan ìkíni lóri fóònù mi láti lè máa kí àwọn ènìyàn tí ó bá ń gbó mi, láti lè máa gbọ́ látọ̀dọ̀ àwọn olólùfẹ́ mi àti àwọn tó fẹ́ mi fúnre, láti lè máa gbọ́ látọ̀dọ̀ àwọn oníbàárà mi, àti láti lè máa gbọ́ jù látọ̀dọ̀ olólùfẹ́ mi àti ìyá mi torí pé àwọn wọ̀nyẹn gangan ni ayànfẹ́ mi àti ẹ̀gbọ́n mi tí ó máa ń ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbà tí ń bẹ lóké òkun, torí wípé bí mo bá ṣe kii si lórí rẹ̀ máa ń wú ó sì máa ń bú mi lówó gbogbo ìgbà tí mo bá ti pè é.

Bẹ́ẹ̀ni, mo máa ń tọ ìkíni lórí fóònù mi ní gbogbo ìgbà láti lè máa gbọ́ látọ̀dọ̀ oníbàárà mi àti láti lè máa kí àwọn ìyá mi àti, àti bàbá mi. Pẹ̀lú ẹ̀gbọ́n mi àkọ́ní, ẹ̀gbọ́n mi àkọ́ní tó ń bẹ nílẹ̀ òyìnbó máa ń fún mi lówó lọ́pọ̀lọpọ̀ ìdí rèé tí mo máa ń tọ ìkíni mi fún láti lè máa tún máa gbọ́ láti ọ̀dọ̀ olólùfẹ́ mi. Jàré, Jàré, ó jẹ́ èèyàn tó sọ pé a à ní pé ń ṣe ìgbéyàwó wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀ gan lọ́pọ̀lọpọ̀. Jíjó, héèkí, kí n mọ̀ ọjọ́, kí n máa jùrù, kí n máa ṣe gbogbo rẹ̀, kí n máa tọ́, kí n máa ṣe ẹsẹ̀ mi kàtàkàtà nílẹ̀. Láti lè jẹ́ kó mọ̀ pé oníjó ti dé o. Gbajúmọ̀ oníjó ni mí. Mo fẹ́ràn ijó lọ́pọ̀lọpọ̀. Tí n bá ṣe ń jó, inú mi máa ń dùn. Tí n bá ṣe ń jó, ijó jẹ́ ara eré ìdárayá kan tí àwọn kan ò kà sí ara eré ìdárayá. Bí ó bá ṣe ń jó ni ara mi ṣe ń balẹ̀ sí gbogbo ogún tó bá jáde lójú ní ìlú wa àti ní ẹbí mi. Mo jó o. Ijó yẹn dè ní ọ̀dọ̀ ìyá mi ni mo ti kọ́, torí ìyá mi nígbà ìgbà rẹ̀ wọ́n máa ń pè ní kòkòrò ajó bí iná. Ó máa ń jó tọ́lọbọ́, tọ́lọbọ́, tọ́lọbọ́ ni. Tí kí ka àfi tí onílù bá sọ pé òun lùú, tó ní lùú gan bá kà tí ó lùlù, ijó náà ó máa sì máa rere nínú ìyá mi ni.

Oṣù tó kọjá ní ọjọ́ ajé òní mo kẹ́yìn lọ rí dọ́kítà, nítorí wípé mo máa ń ní, mo máa ń rí dájú wípé mo wo ara mi dáradára kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ fún oṣù mìíràn láti lè rí bí kí bi nǹkan kínkan tí dọ́kítà bá rí láti lè tètè tẹpamo láti mi rí pé mo rí adùná mi lójú wípé mi ò ní kankan tó ń ṣe mí láàgù ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ ní gbogbo ìgbà láti lè máa wo ohun tí ago sọ torí àkókò ò dúró dẹ́ ẹni kankan. Mo ní láti lè máa wo ago láti máa fi ṣiṣẹ́ kí n ba lè múra sí iṣẹ́ ọwọ́ mi dáradára láti lè má jẹ́ kí ohun kankan falẹ̀ rárá ní ilé iṣẹ́ mi torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń di ago mọ́wọ́ láti lè má jẹ́ pé màá fi àwọn òṣìṣẹ́ sílẹ̀. Màá gbàgbé àti sọ fún wọn wípé kí wọ́n máa lọlé àbí tí àwọn náà lọ sinmi torí bẹ́ẹ̀ ni mo ti máa ń di ago sí ọwọ́ torí àkókò ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn, àwọn fáìlì mi kankan sínú, sínú ẹ̀rọ ayélujára mi ní mélìì mi. Mo máà ń tọ́jú rẹ̀ síbẹ̀ kí n má ba sọ kankan nù. Èyí tí ó jẹ́ èyí tí mo lè fi sórí ẹ̀rọ ayélujára mi, mo máà ń fi sínú ibẹ̀ níbi bi bẹ̀. Èyí tí mo dẹ̀ lé fi sí àfọwọ́tó, mo máa ń fi sórí àfọwọ́tó ṣùgbọ́n mo fẹ́ràn láti máa fi sí orí ẹ̀rọ ayélujára mi lọ́pọ̀lọpọ̀ torí wipé tí nkankan bá sọnù, mo è ríi gbá padà.

Bẹ́ẹ̀ni mo máa ń fẹ́ràn láti lọ sí ìrìn àjò nílùú mìíràn, nítorí pé ó má a mú mi máa rí ǹkan mírẹ̀mírẹ̀ tuntun tó tu wà nílùú mìíràn láti tún fi rí àyíká tuntun. Inú mi má ń dùn, pàápàá jùlọ ìyá bàba bàbá mi tí mo má ń pè mí nígbà yẹn, a ní pé "Adéronkẹ́ ọmọge", wọ́n á fẹ́ràn, wọ́n bá mi se oúnjẹ tí mo fẹ́ràn jùlọ, tí bá ti sè é fún ìyá náà tán, inú rẹ̀ má ń dùn. Wọ́n a máa sọ ìtàn fún mi, a máa sọ pé kó nígbà kí n lọlé o, torí pé ó fẹ́ ro àwọn àlọ́ kan fún mi. A máa sọ àlọ́ tó ṣẹlẹ̀ nígbà náà. Ó pẹ̀lú nǹkan tí mo torí fẹ́ràn ìgbà ìrọ̀lẹ́ tí òṣùpá má ń jáde, inú mi má ń dùn. Torí ó má ń mú mi rántí ìyá ìyá bàbá mi nígbà náà.

Ó ti ṣe bí àádọ́rin ọdún sẹ́yìn díẹ̀ tí mo ti lọ. Nígbà náà gan ni bí ọjọ́ kẹfà oṣù kọkànlá ni ọdún ọgọ́rin ọgọ́rindinlógún tí mo ti lọ kẹ́yìn.

Ó ṣe díẹ̀ sẹ́yìn tí mo rìn rìnàjò yàtọ̀ sí èyí tí mo máa ń rìn ní orílẹ̀ èdè ibi tí mo wà fún iṣẹ́ mi tí mo máa ń lọ ni ogba o, nígbà gbogbo ní ọ̀sọ̀ọ̀s. Ìgbà ni ẹnìkan náà ni mo máa ń nílò láti rìnrìn àjò fún iṣẹ́. Mi i lọ sí ibi kankan tó jìnnà pàtó fún iṣẹ́ tíṣẹ́ tí mò ń ṣe yàtọ̀ sí pé mo fẹ́ lọ rí àwọn oníbàárà mi tó wà nílú mìíràn láti lè tún bá wọn. Ìgbà tí mo dẹ̀ lọ bá wọn kẹ́yìn, òun ni oṣù díẹ̀ sẹ́yìn tí mo lọ bá wọn. Ni oṣù méjì sẹ́yìn, ní oṣù kànkànlá ni mo lọ síbe mo rìn rìnàjò náà.

Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ èèyàn tó fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀, mo máa ń fẹ́ràn kí n jẹ, kí n jẹ iṣu díndín àti ẹyin díndín lọ́sàn-án tàbí nígbà mìíràn mo máa ń fẹ́ràn kí n jẹ ìrẹsì lọ́sàn-án àti àwọn ewé oríṣiríṣi tí a máa ń kó nǹkan bá láti lè mú dun. Mo sì fẹ́ràn nígbà mìíràn kí n máa jẹ nǹkan tí ò bá lókun lọ títí bí i ká ti jẹ ohun tí a fi àpòpọ̀ tí a fi ṣe. Mo máa ń fẹ́ràn kí n jẹ ní ọ̀sán. Mo sì fẹ́ràn kí n máa jẹ iṣu sísun, àgbàdo sísun, àwọn ǹkan sísun lọ́sọ̀ọ̀sán, ó daa fún mi láti máa jẹ.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ tí a mọ̀ sí Àṣàkẹ́ tí ìyá ìyá mi máa ń pè mí bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí igbàlódé ta wà yìí èmi kò fẹ́ràn rẹ̀ lọ títí kí èèyàn máa pè mí ní Àṣàkẹ́. Mo sì fẹ́ràn tí wọ́n máa pè mí ní Tóyìn torí pé mo rí pé Olúwa tóyìn. Àṣàkẹ́ náà sì rẹwà náà torí pé ó jẹ́ ìkannú orúkọ gbajúgbajà òṣèré wa tí a mọ̀ sí Àṣàkẹ́ Ọlọ́ládé. Orúkọ náà sì rẹwà, èmi náà sì fẹ́ràn orúkọ náà. Tí ìyá ìyá mi bá ń pe inú mi máa ń dùn ṣẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀. Ìgbà tí ó máa ń bá mi ṣe àwọn ṣádú adé, ìdíìrí tí wọ́n pè ní ṣádú adé, ó máa ń ṣe sí mi lórí ó sì máa ń rẹwà gidi. A wá sọ fún mi pé Àṣàkẹ́ mi o irun rẹ mo ti ṣetán, inú mi á dùn gẹ́gẹ́ bí ọlọ́mọge ìgbàanu.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé, ibẹ̀ mo ti máa ń rí àwọn ohun tí kò ní owó ńlá púpọ̀ jùlọ. Torí àwọn tí wọ́n gba ilé ìtajà mìíràn, wọ́n máa ń fi owó púpọ̀ kun ọjà wọn. Torí àti sanwó ilé ìtajà, o máa n wọ́n. Àti ra àwọn ǹkan sí ilé ìtajà, àti gba àwọn tí ó ń mójú tó ilé ìtajà wọn. Owó rẹ̀ máa wọ́n nígbà kọ̀ọ̀kan. Òhun ni mó torí ìdí èyí tí mo fi fẹ́ràn láti máa ra ọjà ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì bá ti ń ra ọjà náà, ìgbà mìíràn wà tó jẹ́ wípé àwọn ọjà mìíràn kì ń ṣe ọjà gidi, ayédèrú pọ̀ jú. Ṣùgbọ́n èmi máa ń fi tára tára fọkànbalẹ̀ kí n tó ra ọjà níbi bẹ̀. Máa mọ̀ wípé èyí tí mo fẹ́ bá ra ọjà, èyí tí mo ti ra ọjà lọ́wọ́ rẹ̀ rí ni. Tó bá de jẹ́ ìgbà àkọ́kọ́, màá fi owó kékeré fi ra ọjà láti lè ríru ọjà tó ń tà. Tàbí kó jẹ́ èyí tí mo ti lọ sí ibi tí ó ti ń ta ọjà tẹ́lẹ̀ tí mo ti ríru ọjà tí ó ń tà. Òhun ni mo tó máa ń kówò lè.

Ẹ̀ mi kò fẹ́ràn kí n máa gẹrun mi o. Torí pé tí n bá gẹrun mi, mi ò fẹ́ràn rẹ̀ àti máa ya run ní gbogbo ìgbà. Mi ò sì fẹ́ràn kí n máa ya run tàbí kí n má a bo mi sórí máa fárun mi yà ní gbogbo ìgbà. Ìgbà mìíràn wà tó jẹ́ pé ó lè má a dùn mi láti yà. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn kí n maa ṣoge lóòrèkóòrè kí n ba lè maa rẹwà dáadáa. Torí pé mo fẹ́ràn kí àwọn èèyàn má a rí mi pé mo ń rẹwà síi ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí pé èmi fẹ́ràn kí ń máa bá àwọn ènìyàn tuntun sọ̀rọ̀ kí n túbà lè fi kọ́gbọ́n sí lọ́dọ̀ wọn. Pàápàá jùlọ, mo máa ń fẹ́ kí bá wọn sọ̀rọ̀ tu torí pé èmi náà a ba lè sọ irú iṣẹ́ tí mò ń ṣe fún wọn, bóyá àwọn náà sì le jẹ́ oníbàárà mi, tàbí wọ́n le ní ìfẹ́ sí nǹkan tí mò ń tà láti lè wá jẹ́ oníbàárà mi, tàbí kọ́o ní ọ̀rẹ́, ẹ̀gbọ́n tàbí àbúrò tí wọ́n lè sọ fún nípa iṣẹ́ tí mò ń ṣe láti lè jẹ́ oníbàárà mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ma ṣe ètò nǹkan mi dáradára torí pé ọba lẹ́tò lọ́lọ́run wa. Mo sì fẹ́ràn ètò dáradára. Ìdí eyín tí mi bá se ètò nǹkan, ohun ò lè lọ dáradára torí bẹ́ẹ̀ mo torí máa fẹ́ràn láti ṣe ètò nǹkan láti lè rí èsì tó dára nínú ohun tí n bá n ṣe lákòókò náà, nígbà náà àti wákàtí náà.

Mo máa ń fẹ́ nígbà mìíràn kí a ṣe ìpàdé kí ń dáná fún wọn kí wọ́n jẹ tàbí kí ń kó gbogbo wọn jáde kí a ra oúnjẹ oríṣiríṣi kí a jẹ. Torí pe mo gbàgbọ́ wípé tí inú dí dùn, okun inú la a dè máa fi ń gbé tìtà. Tí inú rẹ bá dùn wà á lè ṣiṣẹ́ dáadáa. Tí inú ẹ bá dùn wà á lè yọ̀ mọ́ àwọn oníbàárà.

Méjèèjì ni mo fẹ́ràn. Kọfí nígbà míràn kò n mú mi ń sùn gẹrẹ́gẹrẹ tí n bá ti lòó, bótíì nígbà míràn, ó ma mú mi ń sùn tí n bá ti mú. Ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ láàrọ̀, mo máa ń fẹ́ràn kí n mu kọfí. Tóbá ti wá di nǹkan bí alẹ́, mo máa ń fẹ́ràn kí n mu tíì; tàbí tí mi bá lọ síbi iṣẹ́, mo máa ń fẹ́ràn kí n mu tíì.

Tí n bá ti kí wọ́n, mà á wojú wọ́n, mà á na ọwọ́ síwájú, ọwọ́ ọ̀tún mi síwájú, wọ́n á náa tiwọ́n si, tí wọ́n bá ti náà, wọ́n á pápọ̀ mọ́ títi wọn, tí bá dẹ̀ ti gba ọwọ́ náà, mo yọ ọwọ́ mi sẹ́yìn. Ó tán, kò sí ohun tó kọjá bẹ́ẹ̀ lọ. Mà á dẹ̀ kí wọ́n, yii pé wọ́n kábòọ̀ sí sàkání wa àbí ò wọ́n ṣé wípé wọ́n wá?

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ ni nnkan kan. Àgàgà ìgbà tí àrùn jẹjẹrẹ inú tó jáde nígbà náà, tí wọ́n sọ pé ká máa bomú wa kiri, kí a sì tún má a sanwó wa lórí ẹ̀kúnrẹ́. Ìgbà náà tí mo bá ti san owó mi tán, mo máa ń wọ, torí a mọ àwọn ẹni tí a lè pàdé. Ẹlòmíìran kí ó yẹ dé ibẹ̀, a máa rò wípé à ń kórìíra rẹ̀ ni tàbí a fẹ́ bọwọ́ rẹ̀. Àwa ní láti lo ọwọ́ láti wọ ìbọwọ́ fún ọwọ́ wa ká tó lè gbọ́ ọwọ́ ẹnikẹ́ni ní àkókò náà.

Mo mọ̀ ó, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáradára torí pé mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Èyí ni tí mo fi mú oúnjẹ ń ṣe dáradára kó tó di wípẹ́ mo sọ wípẹ́ àwọn ìyá mi, ìyá bàbá mi máa ń pè mi kí n wá soúnjẹ. Àṣàkẹ́ ọmọ mi o, ìgbà wo lo ti wá soúnjẹ fún mi? Há! Ìyá rán, ó fẹ́ràn oúnjẹ mi lọ́pọ̀lọpọ̀. Olólùfẹ́ mi kò lè dúró láti jẹ́ ká fẹ́ra wa sílé kí n jẹ́ ìyàwó rẹ̀ lódidi torí pé oúnjẹ sísè mi kò lè fi ìgbà kankan má jẹ ẹ́. Ó máa ń sáré oúnjẹ sísè mi ní gbogbo ìgbà, á ti máa sọ fún mi, “Olólùfẹ́ mi, mi ò lè dúró láti jẹ́ kí n fẹ́ ọ sílé gẹ́gẹ́ bí aya mi kí n mọ̀ wípé èmi mo ni ọ́n. Mo gbé ẹ lódidi, mi ò fẹ́ jí ẹ gbé wọ́n.”

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti lè má a tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ torí pé ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe dandan láti lè má a tẹ̀lé òfin ní gbogbo ìgbà.

Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní bí mo ṣe, bí a ṣe ti rí ni mo ṣe máa ń pín, bí a ṣe pọ̀ sí ni mo ṣe máa ń pín torí mi ò wá ohun ikú sínú. Gẹ́gẹ́ bí mi ò wá ìtara, mi ò dẹ̀ síi wá ọ̀tẹ̀ torí tí mi ò bá ṣe bẹ́ẹ̀, ikún sínú máa wà, ìtara máa wà, ìlara sì máa wà. Wọ́n ni màá fẹ́ máa ṣe lára mi kó má lọ díbi tí wọ́n ti fẹ́ gbé ẹ̀ mi ọlọ́ta mi lé bodò torí bẹ́ẹ̀ ni mo torí máa ń ṣe jẹ́jẹ́. Bí nǹkan bá ti ṣe rí mi ò fẹ́ má, mi ń ṣe ó ní ọ̀kanjúwa, mi ń ṣe ẹni tí ó ní àwòjú mọ́ nǹkan. Bí ó bá ṣe rí ká jọ pín, bó bá ṣe rí tó bá tún yá, àtúnrí mìíràn, irun tí mo máa ń gbàgbọ́ lé lórí nìyẹn.

Tí ó bá ti di aago mẹ́sàn-án, òru ni mo máa ń sùn. Máa lọ sínú yàrá mi, máa sùn sórí ìbùsùn mi láti lè sùn dáradára. Tí n bá ti lè dúró sórí ìbùsùn mi dáradára, màá ma hun run torí bẹ́ẹ̀, torí máa ń sùn ní aago mẹ́sàn-án. Torí aago mẹ́sàn-án yẹn, gbogbo ohun tí n bá ti jẹ á ti sọ̀kalẹ̀ dáadáa sí ara mi láti lè sùn. Ti mi bá sùn ní aago mẹ́sàn-án yẹn, tí n bá sùn bí mo ṣe jẹun tán ní aago méje, ohun tí mo jẹ ó lè má ti sọ̀kalẹ̀ dáadáa lára mi. Mo máa ń mójútó ara mi dáradára. Màá rí i pé gbogbo ohun tí mo jẹ ó ti sọ̀kalẹ̀ sí ara mi dáradára kí n tó gorí ìbùsùn mi lọ́lọ́rẹ́ sùn. Àsìkò náà ni màá pa gbogbo iná láti lè rí oorun náà sùn dáadáa. Afẹ́fẹ́ tó bá ń fẹ́ á rí ààyè fẹ́ wọlé láti fèrèsí mi dáadáa. Ṣùgbọ́n tí bá tán iná kalẹ̀, afẹ́fẹ́ náà lè má rí ààyè láti wọlé sínú fèrèsí mi dáadáa torí wípé iná tí mo tan ó lè máa fa ooru díẹ̀díẹ̀ wọlé pẹ̀lú afẹ́fẹ́ tó ń wọlé kò ní lè wọlé fára fara.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ìsìn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé ìyá mi ló fi kọ́ mi, ọ̀dọ̀ ìyá mi mo sì tì kọ́. Ìyá mi máa ń sọ kò dá kí abiyamọ kankan wà kó má ní nǹkan ọ̀sìn. Nǹkan ọ̀sìn sì jẹ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní àyíká ilé torí pé ìyá mi nígbàgbọ́ pé tí ẹnikẹ́ni tó bá ń robi síni kò ní bá a ni, nǹkan ọ̀sìn ni ó máa bá a torí bẹ́ẹ̀ ló máa ń torí rẹ̀ pé òun ṣe nílò láti ní nǹkan ọ̀sìn tó pọ̀. Ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀ torí tí nǹkan ọ̀sìn bá pọ̀, mi ò ní nílò láti máa mú owó máa lọ ra ohun ọ̀sìn tí mo fẹ́ pa jẹ fi ṣe oúnjẹ àbí mo fẹ́ fi ṣe ohun kan kan tàbí tí n bá nílò owó, mo lè ta kan nínú rẹ̀ kí n fi powó wọlé tàbí kí n pa kan nínú rẹ̀ kí n jẹ kí n fi jẹ oúnjẹ mi ní òrè tó wù mí torí pé ó da ẹran da ní ara.

Mo ma n je ki okan mi ki o balẹ lati le gbọ ohun ti o n sọ lati le mọ ohun ti mo fẹ ni gbọ ninu rẹ. Nigba miiran mo ma n fetí silẹ gẹgẹ bi eyan ti ara rẹ balẹ lati le gbọ nkan ti n ba n wi lakoko naa.

Nígbà kankan mo máa n rí dájú wípé bí n bá se ń kúrò níbí iṣẹ́ ní ìrọ̀lẹ́ má yá sí ilé epo láti ra epo sínú ọkọ̀ mi torí mi wọ ohùn tí ó má a dá mi dúró ní ọjọ́ kejì láti pẹ́ nílé epo, torí mi mọ̀ ọ́ lè di ọjọ́ kejì kí ilé epo má ní epo. Ní àkókò náà mi dẹ̀ sì wọ ohun tí ó má dá mi dúró láti má tètè lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ torí bẹ́ẹ̀ ni mo torí má yá sílé epo tí bá ṣe ń kúrò níbi iṣẹ́ mi, màá yá sílé epo, màá ra epo sínú ọkọ̀ mi tí ó tẹ́ mi lọ́rùn, màá ma lọ ilé mi. Tó bá ti di àárọ̀ ọjọ́ kejì ó ma mú mi yára àti gbálẹ̀ máa lọ sí ibi iṣẹ́ tààrà kò nílò láti máa yá sí ibi kankan mọ́.

Èmi ò kí ń ṣe ẹni tí kò kí ń jẹran. Èmi máa ń jẹun kódà mo fẹ́ràn ẹran díndín tí'n bá ti jẹ o ma ń ṣara mi lóore Inú mi sì máa ń dùn tí bá ti jẹ́ káàka ki Mo máa ń fẹ́ràn kí ẹran mi kó din gbẹ, kó wo ata. Tó bá ti wá din gbẹ tán kan kó sí inú ata, kan bá mi yí ni ata kó máa ta lẹ́wú lẹ́wú. Óun ní mo fẹ́ràn ata díndín.

Èmi kò ní irùn gbọ̀n, pàápàá jùlọ obìnrin tó bá ní irùn gbọ̀n ní ìlú wa wọ́n máa ń pè ní ajẹlóbìnrin torí pé wọ́n gbàgbọ́ wípé obìnrin náà á máa ṣe bí ọkùnrin nínú ẹ̀mí ó dẹ̀ máa nínú òun ni wọ́n torí máa ń pè ní ajẹlóbìnrin ṣùgbọ́n ọkùnrin ló ní rùgbọ̀n.

Wákàtí mẹ́rin gbàko ni mo máa ń lò lójojúmọ́ lórí rẹ̀ torí wipé mo máa ń rí pe odá mi lójú wipé mo bọ́jú náà dáradára, ọkàn mi sì balẹ̀ ó sì tẹ́mi lọ́rùn kí n tó kúrò níwájú rẹ̀ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ó má a ń mú mi rántí wípé èmi náà ó dé bí gíga lọ́jọ́ kan, èmi a sì jẹ́ ẹni ńlá láwùjọ, mà o sì jẹ́ ẹni tí àwọn ènìyàn péjọpọ̀ láti fi tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlẹ́dùmarè fún wọn nítorí pé mo máa jẹ́ ẹni ńlá, mo máa jẹ́ ẹni pàtàkì, mo máa jẹ́ ẹni tó ń mú yàn gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ti mórìn mí wú lẹ́nu iṣẹ́ tí wọ́n wá ṣiṣẹ́ kárakára. Ní gbogbo ìgbà, o máa mórìn mí wú láti fi kún owó oṣù wọn déédé. Ìgbà míràn mi o dúró kí owó oṣù wọn dé kí n tó fún wọn ní owó náà. Gbé gba ọ́, owó tí mo fẹ́ kí o fi ṣe ara ẹ lórẹ́ ni, owó tí mo fẹ́ kí o lọ rà kí o fi jẹun ni. Mo máa ń fún wọn lówó yàtọ̀ sí owó oṣù wọn. Ìgbà míràn máa sì pa owó hun papọ̀ máa fi ṣe mọ́ owó oṣù wọn.

Kọ̀m̀pútà ti ètì àmọ̀ sí HP, òhun ni mò ń lò, torí pé mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ó sì máa ń yára fún mi láti tẹ ohunkóhun tí n bá fẹ́ tẹ̀. Ó sì yára fún mi láti lè pe ohunkóhun tí n bá fẹ́ pè. Tàbí láti lè fun ní ohun sókè dírẹ̀ síi tí n bá fẹ́ gbọ́ ohun tí ó ń sọ. Ó dára púpọ̀ ni mọ tórí fẹ́ràn rẹ̀.

Mi kìn kọjá àyè mi, ohun tí agbára mi bá ká ni mo máa ń ṣe. Oun tí n bá lè ṣe, owó tí n bá lè ná, òun ni mo máa ń ṣe. Mi n kọjá àyè mi torí bẹ́ẹ̀ mi ò kí ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn fún ìrànlọ́wọ́ owó lọ títí. Mo ma n dúró ní agbo tín ṣe bí ó ti mọ, òun ni mo ma n dúró sí. Ìgbà mìíràn mo lè bèrè ìrànlọ́wọ́ nǹkan mìíràn ní ọwọ́ wọn, ṣùgbọ́n ya ya bí ti owó ni kìn ṣe gbogbo ènìyàn ló máa ń fẹ́ kí ya yan lówó, pàápàá jùlọ owó oṣù wa tí wọ́n kìn san ní, ní déédéé.

Mo ma fẹ́ lọ sinmi nígbàkigbà tí bá ráyè ní etí òkun láti lè ṣeré kí n rí bí gbogbo ibẹ̀ se rẹwà sí, kí n dẹ̀ tún múnú ara mi dùn láti fi yẹra mi wípé ọ̀tún gidi ti wọlẹ́ tán mi wá.

Mo máa fẹ́ràn láti lọ sinmi ní ọ̀dọ̀ àfẹ́sọ́nà mi, ká wá gba ibẹ̀ lọ sí etí òkun láti lè múnú ara wa dùn àti ṣe àwọn eré ìdárayá kankan tí a ní í se torí pé àárò rè somí lọ́pọ̀lọpọ̀. Mi ò lè dúró kí a ní àyè ní ilé iṣẹ́ láti lè lọ lo àwọn àkókò kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo ní ìforúkọ sí ilé ìdárayá torí mo fẹ́ràn láti máa ṣe ìdárayá ní oorèekòorè. Nígbà tí, nígbà tí n bá ti ráyè, mo máa ń fẹ́ràn kí n ṣeré ìdárayá torí mi ò fẹ́ yẹ kí ǹkan kan ó mú ẹ̀jẹ̀ mi dì sí ojú kan láti lè máa fún mi ní wàhálà. Mi dẹ̀ sí wá ǹkan tí yóò mú eégún mi kó máa ma yí dáadáa bó ṣe ń yí. Mi ò dẹ̀ wá oun tí ó máa mú ọ̀rá kó sí mi ní àgo ara tí ò ní le yọ̀ọ́ dànù. Ó ni mọ torí ń lọ sí ilé ìdárayá ní èrèkòrè.

Mo máa ń ṣètò àwọn íméèlì mi ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ láti wo àwọn ohun tuntun tó ti ń bẹ nínú rẹ̀ bóyá là ní wọ́n ti fi ìfilọ́ ránṣẹ́ sí mi, tàbí ó ní èyí tí mo kọ àwọn ohun sí tí wọ́n ti fi nǹkan mi fi ránṣẹ́ sí mi. Ohun ni mo torí máa ń wò ó ní òòrèkóòrè.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, torí pé ó máa ń mú mi fi gbogbo ara mi balẹ̀, ó máa ń mu ara mi ń balẹ̀, ó máa ń mu ara mi ń dára torí pé ó tún dàbí eré ìdárayá fún mi nígbà tí mo bá ń ṣe é. Ó de sì tún máa ń mú ìgbàgbọ́ mi tòrò gidigan, ó máa ń mú ọkàn mi lé láti lè máa ro oun rere sínú ayé mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba lọ́pọ̀lọpọ̀ torí pé mo máa ń fi bẹ̀ fí rí àwọn ẹni gidi, màá tún fi bẹ̀ fi rí àwọn tí ó lè ṣe ilé iṣẹ́ mi láǹfààní, màá tún fi ibẹ̀ fi rí àwọn ẹni tí ó lè ṣe mí ní ọrẹ, àwọn ẹni tí ó lè ṣe nǹkan gidi sínú iṣẹ́ mi.

Mo fẹ́ràn yíyàwòrán gidi gan, torí òhun ni mo máa fi ń ránṣẹ́ sí olólùfẹ́ mi, ọkọ àfẹ́sọ́nà mi, kó ba lè mọ bí ojú ìyàwó tí ó ń ra àti gbé, bó ṣe rẹwà tó. Nígbà kankan náà, mo sì máa ń yàwòrán láti gbe sí orí afẹ́fẹ́ tí àwọn tó ti mọ̀ mí tipẹ́ nígbà tí mi ò rẹwà tó yìí, kó mo rí iṣẹ́ Olúwa nínú ara mi, kí wọ́n mọ̀ wípé ìgbéga ni Olúwa ti ṣe fún mi gidi gan, kó má ṣe máa rí mi ní ẹni yẹpẹrẹ mọ́.

Mo ma ń fọnrùn mi ní èmejì ní ojúmọ́. Òwùrọ̀ kin tó lọ ibi iṣẹ́, alẹ́ kin tó sùn. Ìgbà mìíràn, òwùrọ̀ àti ọ̀sán, ìyẹn tí n bá wà nílé. Sùgbọ́n mo fẹ́ràn òwùrọ̀ àti alẹ́ jùlọ láti máa fọnnù mi.

Mo ga ní ìlànà tí obìnrin fi ń gara. Mo ní ààrùn nínà sí òkè. Mo ga ní ìṣẹ́jú márùn-ún. Ni wíwọ̀n ni mo fi ga. Ìwọ̀n mi jẹ́ márùn-ún àti ìdínkù méje.

Mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan. Ìdí tí mo dẹ̀ fi máa ń sáré ni wípé mo fẹ́ràn sí sáré torí pé ó máa ń mú jẹ́ kí rán ara mi létí wípé àkókò dúró deni kankan kì í dẹ̀ jara mọṣẹ́ pa pa pa.

Mo jènìyàn tó máa ń jí kùtùkùtù nítorí iṣẹ́ mi láti lè tètè lọ sí ẹnu iṣẹ́ mi fún òwúrọ̀ ọjọ́ náà láti lè jẹ́pa mọ́ gbogbo ohun tí n bá nílò láti ṣe nílé kí n tó kúrò, à paapaa jùlọ oúnjẹ jíjẹ mi. Mi ò fi ṣeré fún ẹni kankan.

Mo máa ń kí àwọn ènìyàn ní òwúrọ̀, màá kí wọn "ẹ káàárọ̀", ní ọ̀sán, màá kí wọn "ẹ káàsán", ní ìrọ̀lẹ́, màá kí wọn "ẹ kú ìrọ̀lẹ́", ní alẹ́, màá kí wọn "ẹ ká alẹ́". Tóbá ti wá di wípé olúkúlùkù ń lọ ní ọ̀nà tirẹ̀, màá sọ fún wọn "ó dáàárọ̀". Ó dáàárọ̀ wípé ẹ̀ ń kí, ẹ̀mọ̀túnmọ̀ sí wípé ẹ̀ ń kí ẹni náà wípé ó di àárọ̀ ọ̀la. Èkiki yẹn dẹ̀ ni ó tún pín sí oríṣiríṣi ọ̀nà. Ìdí tí mo sọ pé ó pín sí oríṣiríṣi ọ̀nà ni wípé tí ẹni náà bá jẹ́ àgbàlagbà, màá ní "ẹ ká alẹ́", tó bá jẹ́ ẹni tí mo jù lọ, tó bá wù mí, màá sọ fún wípé "ká alẹ́", báwo ni? Tó bá jẹ́ àgbàlagbà, màá sọ pé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ ní ọ̀pọ̀ ná. Sùgbọ́n ní gbogbo ìgbà, mi ò fẹ́ràn oúnjẹ ní òpópónà torí àwọn oúnjẹ òpópónà nígbà mi ò máa rẹwà lójú. Ìgbà mi kò ní rẹwà lójú. Ìgbà míràn mi mọ̀ pínlẹ̀ iṣẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé ní dáradára.

Mo máa rántí àwọn àdéhùn mi torípé ìgba mi mo máa ń fi sí ẹ̀rọ ayélujára mi, tàbí kí n kọ wọ́n sílẹ̀, tàbí kí n fi àmì sí ara ojú ewé aláwòrán oṣooṣù tí ó ń bẹ nílé wa.

Gbogbo àkókò ni mo fẹ́ràn nínú ọjọ́, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn lọ jù púpọ̀ púpọ̀ ni ọjọ́ Ajé àti ọjọ́, ọjọ́ Ajé torí pé mo máa ń lọ síbi iṣẹ́ àti ọjọ́ Àìkú èyí tí ó jẹ́ ọjọ́ ìsinmi. Ọjọ́ náà dára púpọ̀ torí pé ọjọ́ náà mo máa fi ń sinmi dáadáa nílé tàbí ọjọ́ Àbámẹ́ta.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí abẹ́ ẹni àfẹ́sẹ̀ nù níwájú ìta mi, ẹni tí a máa ń nu ẹsẹ̀ sí níwájú ìta ilé mi tàbí kí fi sí ẹ̀gbẹ́ fèrèsé mi tí bá dé kó ba lè jẹ́ kía kíá fún mi àti rí lọ.